Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó de jẹ nǹkan tí ọmu inu mi dun gidigidi. Eleyi jẹ nǹkan tí ó dára náà, ìdí nìyẹn tí ó jẹ́ kí inú mi dùn. Mo dẹ̀ mọa rí daju pé mo ṣe àwọn eleyii ní ọ̀nà tó tọ́, ọkọ̀ ojú omi dára.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Látí pa àwọn fáìlì mi pamọ́ jẹ́ ǹkan tó dára, ó dẹ̀jẹ́ ǹkan tó màa n munun mí dùn náà. Mo dẹ̀ máa ń ṣe èléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, torí pé èléyii jẹ́ ǹkan tó dára todẹ́ yẹ̀ kí ènìyàn máa ṣe. Ìdí niyẹ tí mo fi máa ń ṣe àwọn eléyìí láti ri dáju pé àwọn fáìlì mi wà ní ibi tó dára.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ẹbí ènìyàn ni ìmọ̀ kọ̀m̀pútà. Ìmọ̀ kọ̀m̀pútà jẹ́ ìmọ̀ kan tí ó dára, tí ó le è kí ènìyàn mọ̀. Ìdí nìyẹn tí mo fi fẹ́ kọ́ eléyìí, nítorí pé ó máa mú ọgbọ́n ìmọ̀ tí óyẹ wà àti láti rí dájú pé àwọn iṣẹ́ tí mọ́n ṣe náà ń tẹ̀síwájú ní ọ̀nà tí ó dára. Eléèdè jẹ́ nǹkan tí ó máa mú inú mi dùn gidigidi náà.

Àkókò akọ́wé ni mo fẹ́ràn jù nígbà èwe. Àkókò ẹ̀kọ́ tí mo fẹ́ràn nígbà èwe ni ìgbà tí mo ń kọ́ bí mo ṣe ń péja. Pípéja jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidi gidi ó dẹ̀ jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Ìdí nìyẹn tó jẹ́ pé nígbà tí mo kọ́ eléyìí, ó jẹ́ ǹkan tí ó múnú mi dùn gidi-gidi tí ó dẹ̀ mú ayọ̀ mi kúnna. Ìdí nìyẹn tí mo fi máa ṣe eléyìí.

Kí ni ẹ̀kọ́ rẹ fún iṣẹ́ ìparí? Ètò mi fún ìparí ọ̀ṣẹ̀ jẹ́ ètò kan tí o dára, o de jẹ́ nnkan tí ó máa mú nu mi dùn, o de jẹ́ nnkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà lede. Nítorí pé mo ní àwọn iṣẹ́ kankan tí mo fẹ́ ṣe àti láti láyé pé mo lọ sí òde láti lọ ṣeré náà.

Wákàtí mélòó ni a máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Ojú ìbòjú jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì, ó dà máa ń dára kó máa wo ojú ìbòjú ní àkókò tí ó tọ́ àti ní àkókò tí ó dẹ yẹ náà, torí pé lè jẹ́ ǹkan tó dára. A lè dáa rú pé ojú wà ní yegeyege àmọ́ mi ò kí ń lọ ìgbà tí ó pọ̀ ní ibi bàyi náà.

Ṣé o ti fún ni ẹ̀jẹ̀ rí? Látí fún èeyan ní ẹ̀jẹ̀ jẹ́ nkan tí ó dára, mo dẹ̀ ti ṣe eléyii ri nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀. Nígbà náà tí ara àbúrò mi ò dá, ìgbáyìí ni mo lọ sí ilé ìwòsàn láti lọ fún ní ẹ̀jẹ̀. Ó dẹ̀ jẹ́ nkan tí mo ṣe pẹ̀lú ọkan kan náà tí inú mi dẹ̀ dùn sí láti ṣe irú rẹ̀.

Báwo ni ọṣẹ máa ń di ọjà ààbò? Báwo ni ọ ṣẹ máa ń dáàbòbo ayé kọ̀ọ̀kan lórí Íńtánẹ́ẹ̀tì? Ayé ikọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tí ọ ṣẹ pàtàkì. Wọ́n de máa ń rí dájú pé mo ṣe ìdáàbòbo tí ó péye ní orí rẹ̀ náà, mo sì rò pé ó jẹ́ ǹkan tí ó dára tí ó de máa ń nú mídún nígbà tí mo bá ṣe é, wọ́n dè máa lo àwọn páṣsword sí i náà.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ẹ̀tọ́ ǹkan? Látí máa ṣe ẹ̀tọ́ ǹkan jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣẹ elẹ̀yi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nípa ìdí èyí, mo jẹ́ ènìyàn tó fẹ́ràn láti máa ṣe ẹ̀tọ́ ǹkan dáradára, nítorí pé ó lè jẹ́ ǹkan tí ó yẹ kí ènìyàn kí wọ́n máa ṣe ní òrèkóòrè náà.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mi ò ní ìrora kankan. Eléyìí jẹ́ nǹkan tí mi ò kí ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ìdíi ni yii to je wipé nígbà tí mo bá ṣe àwọn nǹkan tí mo ṣe, mo màá n ṣeé ní ọ̀nà tó tọ̀ àti ní ọ̀nà tí ó yẹ. Èleyií, de jẹ́ nǹkan tí ó dára gidigidi.

Báwo ni bátìrí fọ́ọ̀nù rẹ ṣe máa dúró? Bátìrí fọ́ọ̀nù mi jẹ́ nǹkan tí ó dára, torí ó ṣe pàtàkì. Mo de máa ń lò ó dáadáa fún iṣẹ́ tí ó pò. Ó de máa ń dúró dáadáa náà torí pé mo máa ń lò ó fún àwọn iṣẹ́ tí o ṣe pàtàkì sí mi náà. Gẹ́gẹ́ bí ènìyàn, ó de jẹ́ nǹkan tí ó dára láti máa lò sí.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Owó àfikún jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nígbà tí àwọn òṣìṣẹ́ bá ṣiṣẹ́ wákàtí lọ, ìgbà yí ni mo máa ń fún wọn ní owó àfikún, mo dè máa ń ṣe léyìí, láàláìsí àní-àní lórí rẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára kí èèyàn kí ó máa ṣe fún àwọn òṣìṣẹ́ rẹ̀ náà.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Láti tún àwọn nǹkan ṣe jẹ́ ǹkan tí ó dára, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyì náà gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé ójé ǹkan tí mo máa ń ṣe, tí ó dẹ̀ máa ń mú nú mi dùn. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí, mo dẹ̀ máa ń rí dájú pé mo tún gbogbo àwọn nǹkan tí ó dára ṣe ní gbogbo ìgbà náà.

Ṣé ìwọ́ ní ètò ààbò kọ̀mpútà? Ètò ààbò kọ̀mpútà jẹ́ ètò ààbò kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa ń lò ní gbogbo ìgbà náà láti ri dájú pé mo ṣe àwọn nǹkan tí mo nílò lá ti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Eléyìí jẹ́ ǹkan tí ó dára tí mo rẹ̀ máa ń ṣe gidi gidi ní gbogbo ìgbà ìdí níyẹn tí wón ń pe eléyìí jẹ́ ǹkan tí ó dára sí.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀ ní gẹ́gẹ́ bí ènìyàn ni bàtà tí ìdí rẹ̀ bá pẹlẹbẹ Àwọn bàtà yíí jẹ́ bàtà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dẹ̀ wù mí ní gbogbo ìgbà náà láti máa wọ̀. So, kó jẹ́ bàtà kan tí ó dára, tí ó lè ṣàn. Ìdí nìyẹn tí ó jẹ́ pé irú bàtà yìí ni mo máa ń wọ̀ ní gbogbo ìgbà.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni ẹ fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀ṣẹ̀ ọ̀nà rẹ, ọjọ́ ìsinmi. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ kan tí mo fẹ́ràn gidi gidi torípé mo máa ń ní ayé láti ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe iyá. Ẹleyii de jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí inu mi dùn gidi gidi.

Ṣé o mọ̀ bí a ti ń péja? Bí a ti ń péja jẹ́ lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Ó dẹ jẹ nǹkan tí ó ṣe pàtàkì naa. Nígbà tí mo wà ní kékeré, oun ni mo kọ́ bí a ti ń péja. To dẹ̀ jẹ́ wípé mo mọ eleyi ṣe dáradára ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tó yẹ. Elé ì dè je lára àwọn nǹkan tí ọma múnú mi dùn gẹ́gẹ́ bí ènìyàn náà.

Báwo ni o ṣe máa rántí àwọn ọ̀rọ̀ àṣẹ náà rẹ? Àwọn ọ̀rọ̀ àṣẹ náà jẹ́ àwọn ọ̀rọ̀ kan tí ó ṣe pàtàkì tí ó lè máa mú inu dùn. Ní ọ̀rẹ́kọ̀ọ̀rẹ́ náà, mo dè máa rí àwọn ẹlẹ́yìí, a, mo dè máa kọ̀wọ́ sílẹ̀. Àwọn ẹlẹ́yìí ni mo máa ń ṣe láti dáríji kí ó máa ránti àwọn ọ̀rọ̀ àṣẹ náà ní dáradára náà ṣe.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín isé àtì ìgbésí ayé? Ìdọ́gba láàárín isé àtì ìgbésí ayé jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo de máa ń ṣe éléyì ní, ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé éléyì je lára àwọn nǹkan tí ó ṣe wípé ó máa ń mú nù mí ju. Mo ní láìpẹ́ mo ṣìṣẹ́ ní àkókò mo lè fi àyè sílẹ̀ fún ìgbésí ayé náà fún ra mi.

Ṣé mo fẹ́ràn jiyàn? Láti máa jiyàn jẹ́ lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, nítorí ó jẹ́ nǹkan tí kò dára, ìdi niyen tí mo kì í fi ń ṣe lẹ́yìn. Láti máa jiyàn jẹ́ nǹkan tí kò dára nígbà tí mo bá ní ede aiyede pẹ̀lú àwọn ènìyàn. Mo máa ń rí dáju wipé mi ò kí ń jiyàn. Eleyi láti rí dáju wipé gbogbo nkan wà ní ìrẹ̀lẹ̀ náà ṣi.

Ṣé o máa n mu àwọn ẹ̀rọ ìlera? Àwọn ẹ̀rọ ìlera jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì pé a máa ń mọ àwọn eleyi gẹ́gẹ́ bí ènìyàn náà, nítọri pé éleyi jẹ́ àwọn nǹkan tí ó dára tí wọ́n de máa ń ṣe ìrọrí fún ara ènìyàn náà. Idi niyẹn tí mo fi máa ń mu àwọn éleyí ó de jẹ́ lára àwọn nǹkan tí ó ṣi dára tí ènìyàn máa ń lò náà.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ìgbà kẹ́yìn tí mo sunkún kí ènìyàn ni ìgbà tí mo wà ní mon ekọ giramà. Ìgbà yìí jẹ́ ìgbà kan tí, ó le ra díẹ̀ fún mi. Nígbà tí olùkọ́ mi nà mí fun owó ilé ìwé. Ìgbà yìí jẹ́ ìgbà to je wípé, mo sunkún kẹ́yìn sí.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn owó-iṣẹ́? Àwọn owó-iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣètò àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà nígbà tí ó wùn mi láti ṣètò àwọn eléyìí máa ń ríi dájú pé mo ṣe ìlàkàkà àti láti ríi dájú pé àwọn òṣìṣẹ́ gba owó tí ó tọ́nà sí wọn náà.

Kí ni o máa ń gbà tí, kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Nígbà tí òjò bá rọ̀, mo máa ri daju pe mo wà nínú ilé. Nítorí pé mo jẹ́ eeyàn kan tí kò fẹ́ràn òjò. Ìdí nìyẹn. Nígbà tí òjò bá rọ̀ ínú ilé, mo máa wà. Eléyii de jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ ǹkan tí ọ man mu nú mi dùn.

Ṣé o fẹ́ràn àtẹ̀gùn? Àtẹ̀gùn jẹ́ nǹkan tí ó dára, ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí èmi nítorí pé àtẹ̀gùn ni mo máa ń gbà sára nígbà tí mo bá fẹ́ lọ sùn. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà lọ ní ojoojúmọ́ nítorí pé àtẹ̀gùn jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún ènìyàn.

Ṣé o máa ṣe ìṣẹ̀dọ̀tọ́ ọkàn? Ìṣẹ̀dọ̀tọ́ ọkàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Modẹ̀ máa ń ṣe eléyìí ní òrekórè náà gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ṣe àwọn eléyì, à nígbàtí iṣẹ́ bá kù àbí nígbà tí ó bá wùnmi láti ṣe eléyì ná sì.

Ṣé o mọ bí a ti ń ka òrò ilé? Láti máa ka òrò ilé jẹ́ ǹkan tí ó dára, mo dẹ̀ mọ̀ bí a ti ń ṣe eléyìí dáradára náà nítorí pé ó jẹ́ ǹkan tí wọ́n ṣe pàtàkì tí odẹ yẹ ki ènìyàn máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa n ṣe eléyìí, ó le jẹ́ lára àwọn ǹkan tí mo fẹ́ràn náà gẹ́gẹ́ bí ènìyàn tí ó dára ṣe.

Ṣé o ti ṣìná rí? Lati ṣìná jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó lè máa ń ṣẹlẹ̀ nípa ìdí mo ti ṣìná rí. Gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo dẹ̀ ṣìná, mo rí dájú pé mo bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn náà tí wọ́n dè ṣàlàyé ọ̀nà fún mi. Eléyìí de jẹ́ ǹkan tí mo fẹ́ràn tí ọ́ dè ṣe pàtàkì tí ó dè máa ń ṣẹlẹ̀ ní oríṣiríṣi ọ̀nà.

Kí ni ó máa ń ṣe kí ó tó lọ sùn? Kí tó lọ sùn o ní àwọn nǹkan kan tí mo máa ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí dẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dè máa jẹ́ kí inú mi dùn. Náà, idi nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ẹlẹ́yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ. Ẹni tó bá wẹ lé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì mo lè máa ń kàwé náà kí n tó lọ sùn.

Ìgbónájẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi, ìgbónájẹ́jẹ́ amúlé tutù. Eléyìí jẹ́ ìgbónájẹ́jẹ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ ní ìfẹ́ sí. Ìdí nìyẹn tó jé pé ìgbónájẹ́jẹ́ yi ni mo máa ń lò ní oríkòrè láti ri dájú pé gbogbo aàwọn ǹkan wà ní tútù. Ẹ̀yẹ nínú ilẹ̀ náà lódẹ̀ jẹ́ nǹkan tí ó dára ṣe.

Ṣé o máa ń se oúnjẹ, oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera? Àwọn oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera jẹ́ àwọn oúnjẹ tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ wù mi láti máa jẹ. Ìdí nìyẹn ni mo fi máa ń jẹ àwọn oúnjẹ wọ̀nyí. Nítorí ó jẹ́ àwọn oúnjẹ kan tí wọ́n dára tí wọ́n dẹ̀ ní adùn náà. Àwọn oúnjẹ yìí jẹ́ oúnjẹ kan tí ó máa ń ṣe èèyàn lára lóore.

Báwo ni ọṣẹ máa ń pààrọ̀ ọkàn nígbà tí ìṣẹ́ bá pọ̀? Nígbà tí ìṣẹ́ bá pọ̀, mo máa pààrọ̀ ọkàn mi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ lá lákọ́kọ́. Mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa ṣàyè, láti máa ṣàyè jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Mo jẹ́ ènìyàn tó rẹ pé nígbà tí, à, ó bá wù mí, mo máa pààrọ̀ ọkàn ní ọ̀nà tí ó dára náà.

Ṣé mo máa ń mu coffee ní ibi iṣẹ́? Látí máa mú coffee ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí kò dára, nítorí pé l'ála kọ̀ọ̀ko coffee jẹ́ ǹkan tó je pé nígbàtí mo bá mú un, ó máa jẹ́ kí ń sùn, ó de jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn láti máa mú náà. Ìdí nìyẹn tí mi ò fi máa ń mú coffee ní ibi iṣẹ́, nítorí pé ó jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn.

Àkókò wo nínú, nínú ọjọ́ ni o fẹ́ràn jùlọ? Àkókò tí mo fẹ́ràn jùlọ nínú ọjọ́ ni àkókò tí mo máa ń sinmi fún oúnjẹ ọ̀sán àti tí mo máa ń jẹun ọ̀sán. Àkókò yìí jẹ́ àkókò kan tí ó dára lọ́polopi lọ́ tí mo de fẹ́ràn. À ó de jẹ́ nǹkan tí ó dára náà nítorí pé àkókò yìí ni àkókò tí mo fẹ́ràn jù.

Ṣé a máa ka adéhùn dáadáa? Adéhùn jẹ́ ohun kan tó se pàtàkì à de màà nkan àwọn adéhùn dáradára náà. Fun rami nítorí pé nígbà tí àwọn ènìyàn bá gbé àwọn ìwé wá síbi tí mo wà láti bu owo lu àwọn ìwé yìí, a máa rí dájú pé mo ka gbogbo àwọn adéhùn tó wà nínú ẹ̀ dáradára kí n tó ṣe àwọn ǹkan kan lórí rẹ̀.

Ṣé o máa ń gbé àpò ẹyin? Àpò ẹyin jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ẹyin jẹ́ lára àwọn oúnjẹ tó jẹ́ pé ó dára tí ó dà máa ń ṣe ènìyàn ní ara lórí náà. Ìdí niyẹn tí mo fi máa ń jẹ eléyìí. Nígbà tí mo bá lọ sí ọjà, ìgbà yìí ni màá gbé àpò ẹyin. Ó de jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí inu mi de máa ń dun sí lórí kóre náà.

Ṣé o ní gíláàsì oorun? Gíláàsì oorun jẹ́ nǹkan tí ó dára, ó dà jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn eleyi tí mo de máa ń rí dájú wipé, mo máa ń wọ̀n wọ́n nígbà tí. Oorun bá pọ̀ tí ó dẹ̀ wọ̀n mi láti jáde nínú ilé, ìgbà yi ni mo màá wọ gíláàsì oorun. Ó dà jẹ́ nǹkan tí ó dára, lọ́pọ̀lọ́pọ̀ tí màá rí dájú pé mò ń ṣe ní gbogbo ìgbà náà ṣe.

Báwo ni o ṣe máa ń ra àwọn ènìyàn lọ́wọ́? Báwo ni o ṣe máa ń ra àwọn ènìyàn lọ́wọ́? Láti máa ran àwọn, àwọn ènìyàn lọ́wọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mó dẹ máa ń ṣe éleyii ní ona tí ó tọ́ àti ní ona tí ó yẹ náà. Nígbà tí mo bá nílò láti ra àwọn ènìyàn lọ́wọ́, mo máa ń ṣe é pẹ̀lú ọkan kan àti ní ona tí ó péye náà.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Nígbà tí mo bá ṣe àwọn ènìyàn, wọn máa rí dájú pé mo lọ bẹ̀ wọ́n. Ọ̀nà yìí ni mo máa ń lò láti tọrọ àforíjì lọ́wọ́ wọn. Nítorí pé ilé ìjẹun nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn máa ṣe náà. Modẹ̀ máa rí dájú pé mo máa ṣe ilé ní ọ̀nà tí ó tọ́àti ní ọ̀nà tí ó sì yẹ. Eléyìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe kédekéde.

Ṣé o ní aṣọ òtútù? Aṣọ òtútù jẹ́ aṣọ kan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ràn gẹgẹ bi ènìyàn. Mo dẹ̀ ní àwọn aṣọ yìí. Nígbà tí òjò bá ń ro, tabi nígbà tí òórùn bá mú igba wonyii ni mo máa lo aṣọ òtútù tí mo dẹ̀ máa ń jáde nàá ni eré dẹ̀ jẹ́ nǹkan tí ó dára.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣepọ̀? Láti tayọ síra àwọn alábàásepo jẹ́ nǹkan tí o ṣe pàtàkì, ó de jẹ nǹkan tí ó dára ná. Ìdí niyen tí mo fi máa ń ṣe eleyii ní ona tí ó tọ́ ati ní ona tí ó yẹ. Aà lati rí dájú pé ó gbogbo àwọn nǹkan tí mo ṣè tesíwájú ní ona tí ó tọ́ gidi gidí.

Ṣé o ti lọ sóde rí? Óde jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ ti lọ sóde rí nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, idi nìyẹn tí mọ́ fi máa n ṣe eléyi ní ọ̀nà tí ó tọ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nítorí wipé, mo fẹ́ràn ẹ̀ ṣi, mo dẹ̀ máa ṣe eléyii dáradára náà láti ṣe ìdárayá.

Báwo ni o ṣe máa rìn rìn àjò lọ sí ibi iṣẹ́? Ìrìn àjò lọ sí ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó dá ọ̀pọ̀lọpọ̀ tó dè máa gba àsìkò díẹ̀ lọ́wọ́ mi, tóri pé o jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Ó dẹ́ jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí naá. Ìdí niyí ni tí mo fi máa ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ọ́ ṣi yẹ dáadáa.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Látì ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tí mo fẹ́ràn, mo dẹ̀ máa ń ṣe éléyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ naa, nítorí pé à o máa ń fún mi ní ààyè láti wo wo àwọn nǹkan tí máa fẹ́ rà níì, pípé àti láti rí i dájú pé wọn wà ní ààbò tó dá náa, kí n tó ra wọn. Ídí nìyẹn tí mo fẹ́ràn rẹ̀.

Ṣé o ń wọ aṣọ akọyori ní ibiṣẹ́? Aṣọ akọyori ní ibiṣẹ́ jẹ́ aṣọ kan tí mo fẹ́ràn, mo lè máa wọ eleyìí. Ní ìrékúrè náà, nígbà tí mo bá wà ní ibiṣẹ́, tọ́ri pé mi ò fẹ́ràn láti máa wọ aṣọ ilé ní ibiṣẹ́. Ìdí nìyẹn tó je pé nígbà tí mo bá dé ibiṣẹ́, mo máa ń paro aṣọ mi sí aṣọ akọyori ni.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream gẹ́gẹ́ bí ènìyàn, ó jẹ́ adùn kan tí ó dára ìyẹn adùn vanilla. Adùn vanilla jẹ́ adùn kan tí mo fẹ́ràn tí ó de dára kí ènìyàn kí ó ní ná. Nípa idí eyìí, nígbà tío bá wù mí láti mú ice cream, àwọn adùn wọ̀nyí ni mo máa ń bèrè ní gbogbo ìgbà.

Kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dà jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, ó dà jẹ́ nǹkan tí a máa ń fún mi ní ìdùnnú, Mo dẹ̀ máa ri dájú mo ṣe eléyìí ní àná tí ó tọ́ àti ní àná tí ó ṣe yẹn náà, Nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ máa ṣe pàtàkì.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhún? Ẹ̀rọ ìrànwọ́ òhún jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń lo eléyii gege bí ènìyàn nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó de ye ki eniyan máa lò nígbà tí mo bá wà niwájú àwọn ènìyàn tí ó pò tí mo dẹ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀. Ìgba yii ni mò ń lo àwọn ẹ̀rọ yìí nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára.

Kí ni oúnjẹ àkàrà? Mo fẹ́ràn ju oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni oúnjẹ àkàrà tí wọ́n máa ń fi àgbàdo ṣe. Oúnjẹ yìí jẹ́ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de wumi láti máa jẹ ní gbogbo ìgbà náà. Ìdí nìyí tí mo fi l'èró pè nigbati o ba wumi láti jẹ oúnjẹ àkàrà, àwọn oúnjẹ àgbàdo wọ̀nyí tí ó dára lọ́pọ̀lọpọ̀ ni mò máa ń bèrè fún un.

Irú ìbọ̀wọ̀ ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn jù? Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn ni ìbọ̀sẹ̀ aláwọ. Ìyẹn ti ìbọ̀sẹ̀ ayé òde òní, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ àti ó lè ní ìmọ́tótó náà. Ìdí niyẹn tó jẹ́ pé ìbọ̀sẹ̀ yẹn ni ìbọ̀sẹ̀ kan tí mo fẹ́ràn. Kí ni ó dè máa dùn sí i náà? Ó lè jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Data tí ó máa ń lò l'ọ́sọ̀ọ̀ṣe pọ̀ tó, data tí mo máa ń lò l'ọ́sọ̀ọ̀ṣe jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. O de jẹ́ nǹkan tí ó máa ń tó bi gig mẹ́wàá nítorí pé mò maa ń ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀ ní orí fóònù mi. Àwọn élèyii ni mo dè máa ń lò lóorekọ̀ore láti ri daju pé mò ṣe àwọn iṣẹ́ yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ní dáradára náà.

Ṣé ò ní ọkọ̀? Ọkọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì mọ̀dẹ́ ní eléyí. Gẹ́gẹ́ bí ènìyàn, eléyí jẹ́ ǹkan ti o dára, o jẹ́ ǹkan tí mo máa ń lò. Ọkọ̀ mí lẹ́wà kan, òun ni mo dẹ̀ máa ń lò ní gbogbo oríṣiríṣi oná nà láti ṣe àwọn ǹkan kan tí ó tún ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ni tóri pe o jẹ́ ǹkan tí ó dára.

Irú etígbo wọ̀ ni o máa n lò? Etígbo tí mo máa n lò ni etígbà tí ilé iṣẹ́ awọ́n Samsung tí wọn ṣese ṣẹ̀ jádé. Eléyii dè jẹ́ etígbo kan tí ọdara lọ́pọ̀lọ́pọ̀ tí mo de máa n lò ní gbogbo ìgbà náà láti ri dájú pé mo gbó àwọn nǹkan kan tí wọ́n sọ dáradára. Boya nígbà tí mo bá fẹ́ wo gbó orin àbí wo eré orí ìtàgé náà ṣi.

Ṣé o mọ bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú èrò ìgbésókè? Èrò ìgbésókè jẹ́ èrò kan tí ó ṣe pàtàkì, mo dè máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú rẹ̀ dáradára. Nítorí pé eléyí jẹ́ ǹkan tí ó dára tí ó dè máa mú inú mi dùn náà, ìdí nìyẹn tí a fi máa ń ṣe ilé yìí ní òrekóòrè, ó dé jẹ́ ǹkan tí ó dára tí ó dé yẹ kí ènìyàn kí ó mọ̀ ṣe náà.

Ṣé o ti dúró lílu ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Ẹ̀rọ ayárabíàṣá jẹ́ nǹkan tí ó ṣe é dára tí ó dẹ̀ máa mú inú mi dùn. Mo dẹ̀ ti dúró lílu rẹ̀ nígbà tí ilé tí mo ń lò tó bàjẹ́. Bẹ́ẹ̀ni, mo dúró lílu ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà.

Ṣé mo mọ̀ bí a ti ń fọn? Bí a ti ń fọn jẹ́ nǹkan tí mo mọ̀ bí wọ́n ṣe ń ṣe dáradára. Ó dè jẹ́ ǹkan tó máa ń tí ṣeré ní oríṣiríṣi ọ̀nà. Nígbà tí mo wà ní abúlé wa, mo ṣe eleyìí dáradára nítorí pé bí a bá fẹ́ ṣe ọdún èṣù tàbí ọdún Ògún, a máa ń ra fèrèsé tọ̀ je pé a máa fín fọn tà le ṣe idárayá fún àwọn ènìyàn tó bá wá síbẹ̀

Báwo ni ìbáṣepọ̀ rẹ pelu olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pelu olórí iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ́ n gbèrò sí ní gbogbo ìgbà náà. Nítorí pé a máa ń wà ní ìrẹ́pọ̀, a de máa ń ṣe ọkọọ̀kan ní ibi iṣẹ́ náà. Eleyi wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn nípa olórí iṣẹ́ mi nítorí pé ó jẹ́ èeyàn tí ó ní ìwà tí ó dára tí ó dẹ́ tutù gẹ́gẹ́ bí náà.

Irú ẹbùn wo ni o féràn fún ènìyàn? Ẹbùn tí mo féràn fún àwọn ènìyàn, ẹbùn yii jẹ́ àwọn ẹbùn tó níyì tí ó dẹ̀ ní ipan náà. Àwọn ẹbùn yií jẹ́ ẹ̀bùn kan tí ó dára. Irú àwọn ẹbùn yìí ni ẹbùn tí mo féràn fún àwọn ènìyàn. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ gbé owó lórí náà tí kò dẹ̀ ń bàjẹ́

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ibi kan tí mo fẹ́ràn láti máa lọ, nítorí pé ó máa ń fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye àti láti mọ̀ gbogbo àwọn nǹkan kan tí wọ́n ti ṣẹ̀lẹ̀ ṣẹ́yìn ìdí nìyẹn tí mo fi fẹ́ràn láti máa lọ ilé ìṣẹ̀mbáyé nítorí pé ó jẹ́ ibi kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa lọ náà.

Nígbà wo ni o máa gẹrun rẹ? Látí máa gẹrun mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo ní mo máa ṣe eléyìí náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹtorí pé jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Ìdí nìyẹn tó jẹ́ pé, máa gẹrun mi ní ìgbà mẹ́jì, ìyẹn ni oṣù kan tẹ́lẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ kí ènìyàn kí ó máa ṣe ni.

Ṣé o máa ṣe ṣẹ́jú wakáti lọ? Má ṣe jo se ṣẹ́jú wakati rà gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí iṣẹ́ bá pọ̀ ní ọwọ́, lárí yan máa ń ṣẹṣẹ jú wakati lọ nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára, tí ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà ó dè jẹ́ ǹkan tí ó dára náà láti máa rí i dájú ko mo ṣe.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ri? Ọkọ̀ ojú irin jẹ́ ọkọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ máa mú inù mí dun ọkọ̀ yi ni mo dẹ máa ń rìn ní orékóóré nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ yẹ kí ènìyàn máa lò ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó lè yẹ kí ènìyàn máa lò náà. Ìdí nìyi tí wọ́n fi máa ń lo eleyi ní ọ̀nà ti ò tọ àti ní ọ̀nà tí ó sí yẹ dáradára náà.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibiṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibiṣẹ́ mi jẹ́ ǹkan tí ó pọ̀ díẹ̀. Lálakòkò iná mọ̀nàmọ́ná jẹ́ ìdojúkọ kan tí o máa ń dojú kọ, ní òòrèkóòrè náà ní ibiṣẹ́ mi. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń rí dájú pé mo kóju àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ náà ṣe.

Ṣe o jẹ ẹni tí kò jẹ ẹran? Ẹni tí kò jẹ ẹran jẹ nkan tí mi ò kí ń ṣe. Éran jé nkan tó dára ní àgọ ara ènìyàn. Ìdí nìyẹn tí mo fi jẹ́ ẹnìkan tó je wipe o máa ń jẹ ẹran. Nípa ìdí èyí, mo máa ń jẹ ẹran dára dára. Ó dẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Gẹ́gẹ́ bí ènìyàn, mi o kù lè láti máa jẹ gidi gidi mọ.

Ṣé o ti lu etí rí? Lati lu etí jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ ti ṣẹ elẹ̀yi rí gẹ́gẹ́ bí ènìyàn tó kù jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ si, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣẹ̀ náà. Ìdí nìyẹn to jẹ wipé mo fi máa ṣẹ eleyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà ti o sẹ̀yẹn náà. Ẹlẹyi de jẹ́ lára àwọn nǹkan tí mo máa ń fi mú inu mi dùn gidigidi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà.

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Láti máa ra epo fún ọkọ̀ mi, jẹ́ nǹkan tí mo máa ṣe rà ní ọ̀nà tí ó tọ́. Mọ dé máa rí pé mo ṣe eléyi ní ìgbà méjì ní ọ̀sẹ̀ kan láti ri dájú pé epo tí ó tọ́júwòn wà nínú ọkọ̀ mi. Ẹ̀leyii ní mo máa ń ṣe ní déédée. Ìgbà tí ó je wipé ó de dára náà tí mo dè máa ṣe àwọn eléyii dáradára sí.

Àkókò wo ni o fi iṣẹ́e rẹ ṣe. Àkókò tí mò f'iṣẹ́ mi ṣe ni dédé agogo márùn-ún, dédé aago, ehh, méje àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́, òun ni ìgbà tí mò f'iṣẹ́ mi ṣe tí mò dẹ̀ máa ń ṣe gbogbo àwọn iṣẹ́ tí mò nílò láti ṣe ń, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí mò fẹ́ràn láti máa ṣe.

Ibo ni o máa ra nǹkan nígbà tí o bá wù mi láti ra nǹkan? Mo fẹ́ràn láti máa lọ sọ́jà. Ọjà jẹ́ ibi kan tí ó yẹ kó ti tq gbogbo àwọn nǹkan ìní tí mo máa ń lò. Ìgbà yẹn ni mo dẹ̀ máa lọ sọ́jà láti lọ máa ra àwọn ohun ìní òwe láti rí pé gbogbo àwọn nǹkan tí mo máa ṣe wà ní pípé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ósì yẹ lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ nǹkan tí o dara tó dè ṣe pàtàkì. Mo dè fẹ́ràn eléyìí gẹ́gẹ́ bí ènìyàn torí pé nígbà tí mo bá kọrin, ó máa ń jẹ́ kí àrà mi jí. Gé ó lè jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ná ìdí níyen to je pé nígbà tí mo bá ṣẹ elẹ̀ èyí, ó máa ń jẹ́ kí inú mi dùn ní òrékòóré ko àti ní gbogbo ìgbà náà ṣi.

Báwo ni, o se máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Àwọn ímeèlì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣètò àwọn eléyí ni ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ọ́nà. Láti ṣètò meèlì jẹ́ nǹkan tí ó dára, mo dẹ̀ máa rí dájú pé mo ṣe lẹ́yìn dé ojú àmì, ìdí ni ẹ tí mo fi máa rí dájú pé mo ṣètò wọn ní ìpilẹ̀ láti fi ri pe mo mú ìmojuto tó dúró sí i.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Oúnjẹ alẹ́ jẹ́ oúnjẹ kan tí ó sẹ́ pàtàkì. Mo lè máa ń jẹ ele yen ní dédé aago, à, méje. Alẹ́, ni mo máa ń jẹ oúnjẹ yìí. Láti dájú pé oúnjẹ yìí ṣe iṣẹ́ tó ní ṣe, ó lè wá sílẹ̀ ní àkókò náà. Ìdí nìyẹn tí mo fi máa ń jẹ oúnjẹ ni dédé aago méje ní alẹ́.

Awọ ni mo fẹ́ràn jù. Òun tí mo fẹ́ràn jù ni àwọ̀ pupa. Nítorí pé ìṣe àwọn kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa ń lò ní oríṣiríṣi ọ̀nà náà. Ìdí nìyẹn tó jẹ́ pé àwọn yìí jẹ́ ọ̀kan tí ó dára tí àwọn ènìyàn tí wọ́n dẹ̀ máa ń lò ní oríṣiríṣi ọ̀nà fún iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Ìdí nìyẹn tí mo fẹ́ràn àwọ̀ pupa nítorí pé ó jẹ́ àwọ̀ kan tí ó dán gidi gidi.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé ní àìpẹ́ jọjọ, ìyẹn, ní oṣù méjì tí ó ń bọ̀, nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ tún ṣe pàtàkì tí àwọn èèyàn nílò náà láti ṣe àwọn nǹkan wọn tí wọ́n nílò láti ṣe. Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ máa ń jẹ́ kí inú mi dùn ní gbogbo ìgbà náà síi.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Fóònù mi jẹ́ ǹkan tí mo máa ń lò láti fi máa ṣe àwọn iṣẹ́ tí mo máa ń ṣe láti ilé. Nípa ìdí èyí, mo máa n lò ó bí i wákàtí méjìlá, nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo lè máa ń lò ó ní oríṣiríṣi ọ̀nà láti fi ṣiṣẹ́, àá láti di náà sí.

Ṣe o ni aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ jẹ aṣọ kan ti o dara lọpọlọpọ. Ti inu mi de maa n dun si, tọri pe aṣọ yii mo maa wọ l'órekore nígbàtí mo bá fẹ́ lọ sí odò lọ wẹ̀. Aṣọ yi de jẹ aṣọ kan ti mo tún máa ń lò bíi ìdáàbòbò náà fun ara mi nígbàti mo bá lọ wẹ̀. Aṣọ yii je aṣọ kan ti o dára tí mo dẹ ra ní ìgbà tí mo lọ sí ọjà.

Báwo ni ìwà ìṣọwọ́ rẹ ṣe rí? Ìwà ìṣọwọ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó lè jẹ́ nǹkan tí ó dára náà. Ìwà ìṣọwọ́ mi dára lọ́pọ̀lọpọ̀, ó dè jẹ́ lára àwọn nǹkan tí òfa tí àwọn ènìyàn fi ní ìfẹ́ simi náà. Nípa ìdí èyí, ìwà ìṣọwọ́ mi jẹ́ nǹkan tí ó dára tí ó dè níwà tí yóò dára lọ́wọ́.

Ṣé o ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ àwọn ìgbàgbọ́ kan tó je pé a ní ìgbàgbọ́ ránpẹ́ nínú rẹ̀. Nítorí pé àwọn ìgbàgbọ́ yìí ní òótọ́ kankan nínú, tó dà jẹ́ ǹkan tí ó dára. Idi níyi tí mo fi ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ wọ̀nyí, ó de tún jẹ́ àwọn ǹkan kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ ti o dè yẹ kí ènìyàn ní ìgbàgbọ́ nínú rẹ̀ náà ṣi.

Èso wo ni o fẹ́ràn je ju? Èso tí mo fẹ́ràn je ju gẹ́gẹ́ bí ènìyàn ni òun ni èso àjàrà tí àwọn olóyinbo mọ̀ sí. Èso ápù, èso ápù yìí jẹ́ èso kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó de ní adùn nínú ìdí nìyẹn tí mo fi máa ń jẹ èso yìí. Ó de jẹ́ èso kan tí ó máa ń ṣe ore fún ènìyàn ní ara náà lọ́pọ̀.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn ju? Láti dárí àwọn ènìyàn ju jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Eléyìí lé jẹ́ lára àwọn nǹkan tí ó rọrùn fún mi láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí àwọn ènìyàn bá ṣẹ̀ mí láti dárí jìwọn kì í ṣe nǹkan tí ó lèra fún mi láti ṣe.

Ṣé o fẹ́ràn wíwo ìràwọ̀? Wíwo ìràwọ̀ jẹ́ nǹkan tó dára, ó de je nǹkan tí ọmọ ọ̀bùn wa náà, ìdí nìyẹn tí mo fi máa ń ṣèké ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo de fẹ́ràn láti máa wo ìràwọ̀ náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó máa ń mú mí dùn nígbà mìí tí mo bá ṣe irú àwọn nǹkan bí eléyìí.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Etíkun jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti máa lọ, nítorí pé nígbà tí ènìyàn bá lọ sí etíkun, wọ́n máa fún wọn ní, ibìkan tí ó dára. Ó jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti máa lọ sinmi náà àti láti máa jókò sí. Idi niyẹn tí mo fẹ́ràn láti máa lọ sí etíkun nítorí pé ó jẹ́ ibìkan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀.

Ṣé ó fẹ́ràn wà ní òru? Láti wà ní òru kì ń ṣe nǹkan tí mo fẹ́ràn láti ṣe. Torí pé, lè jẹ́ ǹkan tí kò fi bẹ́ẹ̀ dára kí ènìyàn máa ṣe. Ìdí nìyẹn tí mi ò kí ń fi ṣe àwọn eléyìí, ó dè jẹ́ ǹkan tí kò bójú ọmọ náà. Rárá, nípa ìdí èyí, mo máa ri dájú pé nígbà tí mo bá wà ní ilé, mo máa taná Àà, àyàfi nígbà tí mo bá fẹ́ sùn ní alẹ́.

Ṣé o fẹ́ràn jókòó sílẹ̀ nínú fèrèsé ọkọ̀ òfurufú? Ọkọ̀ òfurufú jẹ́ nǹkan tí mo fẹ́ràn àmọ́ nígbà tí mo bá wà nínú rẹ̀, èmi kò fẹ́ràn láti jókòó sí ibi ọkọ̀ níbi tí fèrèsé bá wà, nítorí pé eléyìí jẹ́ ǹkan tí kò dára tí ò dẹ̀ yẹ kí ènìyàn máa ṣe. Ǹó ìdí mi ni tí mo fi máa ń ṣe àwọn eléyìí gẹ́gẹ́ bí ènìyàn náà.

Ṣé o má, ṣe o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Látijọ́, oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà jẹ́ nǹkan tí mi ò kí ń ṣe, nítorí pé lèyẹ́ jẹ́ ǹkan tí kò bójú mu ìdí nìyẹn tí mo ti ń ṣe lẹ́yìn. Àti láti rí i dájú pé kò sí àrífín àti àwọn ǹkan tí ó dá ní àárín wa, ni ó fa tí mi ò kí ń fi ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí yóò ṣe ìyè náà.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? O je oúnjẹ kan tí mi ò kí ń jẹ. Nígbà tí mo bá ní àwọn oúnjẹ tó kù, mo máa ngbé fún ẹranko ọ̀sìn mi ni. Ẹranko ọ̀sìn mi je ajà. Elédè ni oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ náà. Gẹ́gẹ́ bí ènìyàn ti gbogbo jẹ́ nǹkan tí kò dára, tí kò tẹ́ yẹ. Kí ni kí o máa jẹ ní ìgbà mìíràn ọ̀sín?

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Láti ṣiṣẹ́ láti ilé jẹ́ nǹkan tó dára, mo dè máa n ṣẹ beẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Ìdí nìyẹn tó je pé nígbà tí mo bá ṣe àwọn nǹkan kan tí wọ́n ṣe pàtàkì sí mi. Láti ṣiṣẹ́ láti ilé kì í ṣe nǹkan tí ó burú, mọ́ dè máa ṣẹ elẹ̀yìí gẹ́gẹ́ bí ènìyàn ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ.

Ṣé ìgbà mélòó ni o máa jẹ́ kí fóònù rẹ gbà ná? Fóònù mi jẹ́ ǹnkan tí mo máa ń lò gidigidi, mo dẹ̀ máa jẹ́ kí ó gba ina ní òrèkóòrè náà. To je pé, elèyi jẹ́ ǹkan tí ó dára nígbà tí mo bá ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì. Mo máa jẹ́ kí fóònù mi gba iná ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ̀, torí pé, elèyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ibi orin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ ṣì lọ sí ibi orin nígbà tí àwọn ènìyàn pè mí sí ibi bayii láti wá ṣeré níbẹ̀. Ó de jẹ́ nǹkan tí ó dára, ó de mú nu mí dùn gidigidi. Idí ni yen tí mo fi máa ń ṣẹ eleyii nínú ọ̀nà ti o to àti ní ọ̀nà tí ó ṣi yẹ.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gba wákàtí méjì lójoojúmọ́. Nítorí pé ibi tí mo ti ń ṣiṣẹ́ jẹ́ ibìkan tí ó jìnà díẹ̀, à, sí ibi tí mo ti ń ṣiṣẹ́. Ó jìnà díẹ̀ sílé, idi niyií tó fi máa gba ìrú àwọn àkókò yìí lọ́wọ́ mi. Ó de jẹ́ ǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa ṣe náà ṣe.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tó dẹ wu mi láti máa jẹ ní gbogbo ìgbà náà. Nígbà tí àyè bá ṣílẹ̀ láti ṣe oúnjẹ, ìrẹsì ni mo fẹ́ràn láti máa sè, nítorí pé ó jẹ́ oúnjẹ kan tó máa ń fún mi ní okun, ó dẹ̀ jẹ́ oúnjẹ kan tí ó dùn gidigidi náà.

Kí ni àwọn ìmọ̀ titun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ titun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ó dẹ jẹ́ nǹkan tí, ó dára lọ́pọ̀lọpọ̀. À, ó lè jẹ́ kí inú mi máa dùn, à, dáradára. Ó dẹ jẹ́ nǹkan tí ó dára sí náà sì.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bí a ti ń wẹ̀ jẹ́ nǹkan tí ó dára, mo de máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Eléyìí jẹ́ nǹkan tí ó dára náà, ìdí nìyí ni mo fi máa ń ṣe léyìí. Àgbà tí mo wà ní kékeré ni mo kọ́ bí a ti ń wẹ̀. Ó dà jẹ́ nǹkan tí mo ti mọ bí a ṣe ń ṣe láti ìgbà pípẹ́ sẹ́yìn tí ó dà dára.

Ṣé owó tío mo ń gba dára tó? Owó tí mo ń gba jẹ́ ǹkan tí ó dára. Boya owó iṣẹ́ àti owó ìyà tí mo ti ń fi àwọn ǹkan itọ̀ọ̀tọ̀ ṣe pàtàkì náà. Owó ẹni ó dára, nítorí pé ó máa ń tọ́ mi láti ṣe àwọn iṣẹ́ tí mo máa ń ṣe àti àwọn ǹkan tí ó tu ṣe pàtàkì sí mi náà. Idí ni ìyẹn tí mo rò pé owó tí mo ń gba ó dára lọ́pọ̀lọpọ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo ṣi lọ sí ọjà ní oṣù tí ó kọjá nítorí pé ìgbà yi ni mo ráyè lọ sí ọjà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tó dẹ̀ múnú mí dùn gidigidi. Náà nitori pé mo ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tí ó dè yẹ kí èyàn kí ó máa ṣe ní ìgbà mìí gidigidi.

Ṣé orí máa ń fọ́? Orí máa ń fọ́ mi nígbà mìí tí mo bá ṣiṣẹ́ tó pọ̀ àbí nígbà tí mo bá ṣiṣẹ́ tóju wa ká ti lọ. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé kí n máa lò ọgbọ́n ìmọ̀ àti òye sí náà nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí orí bá ń fọ́ mi, mo máa rí dájú pé mo sinmi mo dẹ̀ lò àwọn òògùn orí fífọ̀ si náà.

Ṣé ojú rẹ dára? Ojú mi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dè máa n múnu mi dùn gidigidi. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn rẹ̀. Gbogbo nígbà tí mo bá ṣe àwọn nǹkan kan, mo máa rí gbogbo àwọn nǹkan dáradára. Ìdí nìyẹn tí mo fi sọ wípé ojú mi dára. Ó de jẹ́ ǹkan tí ó máa ń múnu mi dùn gidigidi.

Ṣé o máa ń jẹ guọ̀mù? Gúọ̀mù jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo de máa ń jẹ eléyì bí ènìyàn ní òrèkóòrè náà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó tun dára ti o ye kí ènìyàn kí ó máa jẹ náà. Ìdí nìyẹn ni mo fi máa ń jẹ àwọn eléyìí. Tori pẹ nígbà tí ènìyàn bá n jẹ ẹ́, ó máa n jẹ́ kí ara balẹ̀.

Ṣé o fẹ́ràn lọ wo ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè jẹ́ ẹ̀rọ kan tí ó ṣe pàtàkì, mo dẹ fẹ́ràn láti máa lo àwọn ẹ̀rọ yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà, nítorí pé ó ń jẹ́ ǹkan tí ó dára, ó dé jẹ́ ǹkan tí ó máa múnú mí dùn nígbà tí mo bá lò wọ́n ní gidigidi náà tí ó dè dàra sí i.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí ẹbí máa ń ṣe ni láti dájú pé ohun àwọn nǹkan tí a ń ṣe ó wà ní ìrẹ́pọ̀. Ẹ̀dà máa ń ṣe nǹkan tí a ní ṣe náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ àti láti dájú pé ohun ìkan tí a ń ṣe ó tẹ̀síwájú ní gidigidi àti ní ọ̀nà tí ó dára náà sì ni.

Ṣé mo máa ń fi ìpara sara? Ìpara jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dà máa ń fi eléyìí sara nígbà tí ààye rẹ bá ṣí ṣílẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ́ náà. Ìpara jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń lò ní òòrèkòòrè náà láti ri pé ara mi wà ní ọ̀kan àti ní ọ̀nà tí ó sì dára.

Ìgbà wo ni ọ máa ń fọ ọkọ̀ rẹ? Láti máa fọ ọkọ̀ jẹ́ nǹkan tó dára, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Eléyii de jẹ́ nǹkan tio dára náà, mo dẹ̀ máa rí daju pé mo ṣe dáradára àti ní ìparí ọ̀sẹ̀ síṣan.

Ṣé ọ mọ́ pa òwó pamọ́? Láti má pa owó pamọ́ jẹ́ ǹkan tó dára, mo lè máa ṣe eré náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ. Nítorí pé eléyìí jẹ́ lára àwọn ǹkan tí ó máà n múnú mí dùn ní òrèkóòrè nígbà tí mo bá ṣe àwọn ìdí nìyí tó jẹ́ pé mo fi máa ṣe àwọn eléyìí àti láti pa pamọ́ náà lè jẹ́ ǹkan tó lérè tí ó lè dára gidigidi.

Ṣé o ní irungbọ̀n? Irungbọ̀n jẹ́ nǹkan tó dára gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé ní ilẹ̀ Yorùbá. Na irungbọ̀n jẹ́ lára àwọn ǹkan tí ó máa ń fu eeyàn ní ẹwà ìdí niyún tí mo lè fi ní àwọn irungbọ̀n wọ̀nyí. Wọ́n dẹ̀ jẹ́ ǹkan tó dára náà, kí ó dẹ yẹ kí ènìyàn ní. Ó dẹ jẹ́ ǹkan tó máa ń múnú mi dùn gidigidi náà. Idí ni yẹn tí mo fi ní irungbọ̀n.

Ṣé oúnjẹ wo ni o mọ bí a ti ń sè dáadáa? Oúnjẹ kan tí o je pe mo mọ bí a ti ń sè ní ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ti ó dè má mú inú mi dùn? Ìdí nìyen tí ó je wipé mọ kan máa ṣe gbogbo àwọn nǹkan tí mo ní erò láti sè ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà ti ó yẹ, láti ri dáju pe gbògbó wòn wà ní ìlọsíwájú náà dáradára.

Báwo ni o ṣe máa ń rí àkókò lọ nígbà tí o bá wà nínú ilé? Eléyìí jẹ́ nǹkan tí ó dára, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe àkọsílẹ̀ àti ètò lórí àwọn nǹkan ìdí nìyẹn, tó jé pé nígbà tí mo bá wà nínú ilé, màá rí àkókò tí ó dára lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Eléyìí dè jẹ́ nǹkan tí ó dára náà ṣe.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Iṣẹ́ àkànṣe jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣètò àwọn eléyi ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ náà. Eléyìí jẹ́ lára àwọn ǹkan kan tí ó ṣe pàtàkì sí mi, tí mo dẹ̀ máa ń rí dájú pé mo yanju wọ́n, ah, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ dáradára náà.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè kan tí mo fẹ́ kọ́ gẹ́gẹ́ bí ènìyàn ni èdè, èdè Calabar. Èdè Calabar jẹ́ èdè kan tí ó dára, tí ó dẹ̀ wù mí láti kọ́ gẹ́gẹ́ bí ènìyàn. Èdè yìí jẹ́ èdè kan tí ó jẹ́ pé àwọn ènìyàn máa ń lò láti darapọ̀ mọ́ àwọn ènìyàn ní òkè òkun. Ìdí nìyẹn tí mo fí fẹ́ kọ́, àwọn èdè wọ̀nyí nítorí pé ó ṣe pàtàkì.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bí a ti ń gun kẹ̀kẹ́ jẹ́ nǹkan tí mo mọ dáadáa. Ó dà jẹ́ lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó máa múnú mi dùn. Mo dẹ̀ má n se àwọn eléyìí ni ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà ti o si yẹ. Ìdí nìyẹn tí mo fi mọ, tí mo fi mọ bí wọ́n ti ń gun kẹ̀kẹ́.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀? Láti máa ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ kì í ṣe nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Àmọ́ nígbà tí eléyìí bá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo máa ń ṣe é láti rí i dájú pé mo mọ àwọn ènìyàn tí wọ́n bá ń ṣiṣẹ́ àti láti rí i dájú pé gbogbo àwọn kan wà ní déédéé náà ní ọ̀nà tí ó dára.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dọkítà? Ìgbà kẹ́yìn tí mo lọ rí dókítà ni ígbà tí mò wà ní ilé-ìwé ẹ̀kọ́ gíga tí ó fẹ́ẹ̀ jobi ẹni pé ara mi ò dáa. Ìgbà yii ni mo lọ rí dókítà. Ó dè jẹ́ ìgbà kan tí ó dára tí ó de ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Ó lè jẹ́ kí inu mi máa n dùn ní gbogbo ìgbà náà, tori ó jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata jẹ́ awon oúnjẹ kan tí ó dára, tí ó de máa ń ṣe ènìyàn ní ara lóore. Na ìdíyi tí je pé nígbà tí mo bá jẹun, mo fẹ́ràn àwọn oúnjẹ tó ní ata wọ̀nyí. Ó dàá jẹ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, mo dàá fẹ́ràn wọn láti máa jẹ́ wọn. À, ó de jẹ́ ǹkan tí ó dára náà sì.

Kí ni ìwọ́ máa ń gbọ́ nígbà tí ó bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, nǹkan tí mo fẹ́ràn láti máa gbọ́ òhun ni orin. Eléyìí lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi, kí ó lè máa mú inú mi dùn náà, à ìdí nìyẹn tó jẹ́ pé wọ́n máa ń ṣe gbogbo àwọn eléyìí ọ̀nà tuntun àti ní ọ̀nà tí ó ṣe ìdáná láìsí ìbínú nínú rẹ̀.

Ibo ni ọ ma fi kó kula re sí? Kókó rọ̀rẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ń fi sí, àá, ibi tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo bá ń jáde, mo máa ń fi sí àpò-ọwọ́ mi, nígbà mìíràn má ń fi àwọn ọkọ́ rẹ̀ sí láti dájú pé kò sọnù àti ó dẹ̀ wà ní àrọ́wọ́tó oníwà-ìbánilò rẹ̀ náà ó fi sí.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó de jẹ́ ǹkan tió dára tí mo dẹ́ fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà ìdí ní yẹn to jẹ pé nígbà tí mo bá ṣe elé yìí màá ma ṣe ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ. Àmọ́ mo dẹ́ máa rí dájú pé mo máa lọ sí ibi eré ìdárayá ní gbogbo ìgbà náà láti ṣe ọkọ̀ǹdọ̀tún.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ó dẹ̀, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára. Aà, nígbà tí mo bá bá àwọn ọ̀rẹ́ mi lọ sóde, mo máa ń rí dájú pé a máa n pín owó nà ní ọ̀gbà ọ̀gbà láláì sí ìjà. Aà, àti laláìsí aà, àse náà ṣé.

Omi tí ó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó? Omi tí mo máa ń mu lójoojúmọ́ jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. Nitọ̀ri pe omi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de yẹ kí ènìyàn máa lò. Idí nìyen to j'epé omi tí mo máa ń mu lójoojúmọ́ jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀ to de tọ́bi lítà márùn-ún sí mẹ́fà la tí mo dẹ̀ máa ń mu torí pé nǹkan tí àwọn dókítà sọ nìyẹn.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ìsinmi jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Nígbà tí mo bá fẹ́ lọ fún ìsinmi, mo máa wù mí kí n lọ fún ìlú China fún ìsinmi torí pé ó jẹ́ ibìkan tí ó dára tí ó lẹ́wà tí ó dẹ́ wun mí láti lọ náà. Òtítọ́ yẹn jẹ́ pé ìlú yìí ni mo mú láti lọ fún ìsinmi torí pé ó jẹ́ ibìkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn lọ.

Irú kọ̀ǹpútà wọ̀ ní ọ ní, kọ̀ǹpútà tí mo ní nínú kọ̀ǹpútà ti ilé-iṣẹ́ àwọn Dell tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde. Kọ̀ǹpútà yí jẹ́ kọ̀ǹpútà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí inú mi dè máa n dùn ṣí lóorekóòré nígbà tí mọ bá lọ àwọn eléyìí nítorípé ó jẹ́ ǹkan tí ó dára.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ̀? Àwọn àdéhùn jẹ́ nǹkan tó ṣe pàtàkì mo de máa rántí awọn eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Nígbà tí mo bá ṣe àdéhùn fún àwọn ènìyàn, mo máa rí dájú pé mo ṣe àdéhùn yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo de máa ń rí dájú pé mo máa kọ wọ́n sílẹ̀. Nígbà tí mo bá kọ wọ́n sílẹ̀, eleyii ni mo máa ṣe láti má gbagbẹ́ àwọn àdéhùn wọ̀nyí.

Báwo ni a se máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Àwọn ìṣòro ní iṣẹ́ jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì. Mo dà máa ń kojú àwọn eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ye nà nípa tì bánisọ̀rọ̀ ní iṣẹ́. Mo máa ríi dájú pé mo ṣe ìwádìí. Mo dà ń bẹ̀rẹ̀ ìmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn à èle ni mo máa lò láti dájú pé mo dojú kọ àwọn eléyìí dáradára.

Kí ni mo máa jẹ ní ọ̀sán? Ọ̀sán jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gidi gidi. Ni ọ̀sán, lo ye ìgbà mo máa ń wà ní ibi iṣẹ́. Nígbà tí mo bá de wà ní ibi iṣẹ́, mo máa ń jẹ àwọn oúnjẹ tó wá lẹ́rọ̀ fún ìlera àti àwọn oúnjẹ tí ó dẹ̀ dára náà. Àwọn oúnjẹ wọ̀nyí ni mo máa jẹ ní orekore nígbà tí mo bá wà ní ibi iṣẹ́. Ó de jẹ́ ǹnkan tí ó dára.

Nígbà wo ni màá ra ẹ̀rọ ayára bí àṣá tuntun? Látì rá ẹ̀rọ ayára bí àṣá tuntun kìí ṣe ǹkan tí òburu jái, mọ̀ dẹ̀ máa ń ṣe eleyii náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí o bá wu mí láti ra ẹ̀rọ ayára bí àṣá tuntun, mo màá ri daju pebmọ ṣe eléyìí ní ọ̀nà tí ó dára náà. Nígbà tí eleyii ti mò ń lò tẹ́lẹ̀ tó bá bàjẹ́ ẹ ṣi.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà, àjọ̀dún Kérésìmesì. Ìgbà yí jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dà mí múnú mí dùn nítorí pé mo máa ń ṣe àwọn nǹkan ọ̀tún. Eléyi dè jẹ́ lára àwọn nǹkan tí mo fẹ́ràn fún àwọn ìpàdé ọdún yìí náà. Ǹitori ó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀?

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mo máa ń lò ní gbogbo ìgbà, nítorí pé ọwọ́ yí jẹ́ ọwọ́ kan tí ó lágbára tí mo dẹ̀ fi máa ń ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo máa ń ṣe náà. Ídínà to jẹ́ pé nígbà tí mo bá fẹ́ ṣe àwọn iṣẹ́, ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ kan tó jẹ wípé ó lágbára dáradára tí mo dẹ̀ máa ń lò ní gbogbo ìgbà náà fún àwọn iṣẹ́ tí ó pọ̀ tí mo máa ń ṣe.

Ṣé o máa ń fi ìdáàbòbò òòrùn ṣàrà? Ìdáàbòbò òòrùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń fi ilé ṣàrà gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo bá lọ sí òde tí òòrùn bá dẹ̀ pọ̀. Ígbàyí ni mo máa ń lo ìdáàbòbò òòrùn nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára, tí ó lè ṣe pàtàkì kí ènìyàn kí ó máa lò ní gbogbo ìgbà náà tí ó dẹ̀ máa dára.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń ṣe eleyìí ní ona tí ó tọ́ àti ní ona tí ó sì yẹ náà. Nítorí pé kí ènìyàn máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí mo bá kọ ìròyìn tàbí nígbà tí a bá ṣe ǹkan ọ̀tún náà, ìgbà yìí ni a máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ọdún Kérésìmesì. Àjọ̀dún yìí jẹ́ àjọ̀dún kan tí ó dá lọ́pọ̀lọ́pọ̀, tí ó dà máa ń mú mí dùn, tí mo máa ń ṣe àwọn nǹkan ọ̀tún tí ó detun jẹ́ ìgbà kan tí ó dára gidigidi. Ìgbà yìí jẹ́ ìgbà kan tí mo nífẹ̀ẹ́ sí, tí inu mi dẹ maa ń dùn láti ṣe nǹkan ọ̀tún gidigidi náà.

Báwo ni o ṣe máa gbọ́ ìró oníbàárà, ìrò àwọn oníbàárà? Ẹ̀ẹ̀kan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń gbọ́ àwọn ìró yí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Alákọ̀ọ́kọ́, mo máa ń gbọ́ ìró wọn ní orí fóònù, ní orí eméèlì àti ní ìpè fídíò náà. Láyé dáyé pé mo ṣe àwọn kọ̀kọ̀ tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ dáradára gẹ́gẹ́ bí ènìyàn.

Nígbà wo ni o kẹ́yìn lọ́wọ́ eyín? Àá, gẹ́gẹ́ bí ẹnìkan mi kò ní àìsàn eyín kankan, ó lè jẹ́ ìgbà pípẹ́ sẹ́yìn tó jẹ́ pé mo ti lọ wo eyín kẹ́yìn. Nítorí pé eyín mi jẹ́ ǹkan tí ó dára tí kò ní àbàwọ́n kankan náà. Ìdí nìyìí tó jẹ́ pé pé ó ti pẹ́ tí mo ti lọ wo eyín kẹ́yìn gẹ́gẹ́ bí ènìyàn.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Láti kí àwọn ènìyàn jẹ́ nǹkan tó dára, ó dà jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe ẹ́leyì ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Nígbà tí mo bá bá àwọn ènìyàn tí ó jù mí pàdé, mo máa ri dájú pé mo kí wọn ẹ́leyì ní ìlànà àti ìṣe tí ó wà ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ènìyàn.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Látí di àkókò pẹ̀lú ẹbí mi jẹ́ ǹkan tí ó dára. Mo de máa ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí o yẹ̀ náà. Mo máa rí àkókò tí ó dára lò pẹ̀lú ẹbí nítorí pé ó jẹ́ ǹkan tí o màá múnu mí dùn. Mo dè máa ṣe àkọsílẹ̀, gbe won jáde lọ jẹun àti lá we ní nu odò náà.

Ṣé o máa ń gbọ́ podcast? Podcast jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo de fẹ́ràn láti máa gbọ́ eléyì gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé podcast jẹ́ nǹkan tí ó dára tí ó lè jẹ́ kí ènìyàn máa gbọ́. Ọ̀rọ̀ nínú wọn máa ń mú ọgbọ́n imọn àti òye wá fún àwọn ènìyàn náà àti láti dájú pé mo ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó lọ síwájú.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni màá n lo? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ni àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń rí ní orí Íńtánẹ́ẹ̀tì. Àwọn orí iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wọ̀nyí jẹ́ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí wọ́n dẹ̀ máa ń jẹ́ kí ènìyàn ní ọgbọ́n ìmọ̀ àti òye náà, àbí nígbà tí ó bá wù mí láti mú ìmọ̀ tuntun wá, àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wọ̀nyí ni màá ń lò gidi gidí.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí ìgbà ọmọdé mi tí mo mọ gẹ́gẹ́ bí ènìyàn ni ìgbà tí mo lò pẹ̀lú bàbá bàbá mi. Ìgbà yí jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ máa ń mú mí dùn tí mo kọ́ àwọn ìmọ̀ tuntun àti ọgbọ́n láti ìdárí kó wa àwọn nǹkan tí mo máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn ló tẹ̀síwájú. Ìgbà yí dẹ̀ jẹ́ ìgbà kan tí ó dára fún mi náà lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ṣe yoga? Yoga jẹ́ nǹkan tó dára tí mo dẹ̀ máa ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ìdí tí mo fi máa ń ṣe yoga ni pé ó máa ń jẹ́ kí ara nà, ó dà máa jẹ́ kí ara wà ní pípé, ó dà jẹ́ ǹkan tí ó dára náà tí ó dẹ̀ yẹ kí ènìyàn máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn yoga mi nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára sí iná si.

Gíga tó ga tó, gíga tí mo ga tó jẹ́ nǹkan tí ó dára, ó dẹ̀ jẹ́ nǹkan tí àwọn ènìyàn fẹ́ràn. Gẹ́gẹ́ bí ènìyàn, mo ga tó bí fíìtì márùn-ún sí mẹ́fà, tó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tí àwọn ènìyàn dẹ̀ nífẹ̀ẹ́ sí. Gidi gidì, elé é jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa jìyàn lórí, à, gíga tí mo ga tó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà ṣi.

Ṣé o máa kọrin kẹ́lẹ́? Láti máa kọrin kẹ́lẹ́ jẹ́ ǹkan tí ó dára, mo dẹ̀ máa ń ṣe léyìí ní gbogbo ìgbà, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí pé nígbà tí ènìyàn bá kọrin kẹ́lẹ́, ó máa ń mú ìyípadà ọkàn wá, óòdẹ̀ máa ń jẹ́ kí inú ènìyàn dùn mọ́. Idi ní yen tí mo fi máa ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi náà fún ènìyàn láti ṣe.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Gẹ́gẹ́ bí ènìyàn, gẹ́gẹ́ bí òṣìṣẹ́ rẹ ní ilé-iṣẹ́ mi, mi ò tíì lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí. Elẹ́yìí jẹ́ nǹkan tí mi ò fọwọ́ sí, ó dà jẹ́ nǹkan tí mi ò nífẹ̀ẹ́ síná. Nígbà tí àwọn ènìyàn bá ṣe nǹkan tí ò dáa níbi iṣẹ́, mo máa ń dá ikú mo fẹ́ jọ́ wọn sùn ni, mi ò dẹ̀ kí n lé wọn kúrò ní iṣẹ́.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Láti máa pàrọ̀ ọkàn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dà máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí mo bá ní àwọn nǹkan kan tí ó ń dà mí láàmú, láti pàrọ̀ ọkàn mi, mo fẹ́ràn láti máa lọ sí ibi orin, láti máa ṣe eré ìdárayá àti láti máa ṣe àwọn eré kọ̀ọ̀kan tí wọn tó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Nítorí pé ìbọ̀wọ́ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ yẹ kí ènìyàn máa wọ̀, ìdí nìyẹn tí mo fi máa ń wọ àwọn ẹlẹ́yìí ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára náà. Aà! Ó jẹ́ ǹkan tí inú mi máa ń dùn sí lóre korè, nítorí pé ìbọ̀wọ́ yí ni mo máa ń lò láti gbọ́wọ́ àwọn ènìyàn àti nígbà tí láti ṣe ìdáàbòbò sí ọwọ́ mi náà síbẹ̀

Ṣé o máa ń gba àwọn ìmẹ́ẹ̀lì àiwúlò? Àwọn ìmẹ́ẹ̀lì àiwúlò jẹ́ ìmẹ́ẹ̀lì tí mo máa ń gba nígbà míì gẹ́gẹ́ bí ènìyàn. Wọ́n dẹjẹ nǹkan tó jẹ́ wípé nígbà tí mo bá gba àwọn ìmẹ́ẹ̀lì wọ̀nyí, mo máa rí dájú pé mo gbé wọn kúrò ní orí fóònù mi nítorí pé kì í ṣe ǹkan tí ó dára kí ènìyàn kí ó máa ní ní orí fóònù.

Báwo ni ìgbéyewó ìṣe tí o kẹ́yìn ṣe rí? Ìgbéyewó ìṣe tí mo kẹ́yìn jẹ́ ǹkan tó dára, tó lárinrin, tó láyọ̀, tó dẹ́ ní ìdùnnú. Ó jẹ́ ìgbéyàwó kan tí inú mi dún sí gẹ́gẹ́ bí ènìyàn torí pé nígbà yẹn lohùn tí mo lọ síbẹ̀, àwọn èèyàn tí mo bá níbẹ̀ jẹ́ àwọn èèyàn ọlọ́gbọ́n, wọn dẹ́ jẹ àwọn èèyàn kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún àwọn èèyàn náà.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayàra bi àṣá? Ìṣòro ayàra bi àṣá jẹ́ àwọn ìṣòro kan tí wọ́n máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Nígbà tí àwọn eleyi bádẹ̀ ṣẹlẹ̀, mo máa lo ọgbọ́n ìmọ̀ àti òye tí mo ní ṣi. Nígbà tí ele yì o bá de ṣiṣẹ́, mo máa pe àwọn ènìyàn tí jẹ pé wọ́n ní ọgbọ́n ìjìnlẹ̀ ní orí rẹ̀ náà láti wá ṣe àtúnṣe ní orí wọn.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Òwúrọ̀ jẹ́ ìgbà kan lọ́yẹ pé mi ò fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó bá le. Nígbà tí mo bá jí ní òwúrọ̀, mo fẹ́ràn àwọn oúnjẹ tí kò bá le bẹ́yẹn bí, bí àà búrẹ́dì tàbí tí àwọn oúnjẹ wọnyìí ni mo fẹ́ràn láti máa jẹ ní òwúrọ̀ nígbà tí mo bá jí.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí àwọn olóyìnbo wọ́n ṣe sọ, ìdí nìyẹn tí mọ̀ fi máa ń ṣe ìdárayá ní gbogbo ìgbà. Nítorí pé ìdárayá jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí ó dẹ̀ jẹ kí ènìyàn kí ó máa ṣẹ náà tí mò dẹ̀ máa ń ṣe eléyìí nígbà tí àsìkò rẹ̀ bá wá sílẹ̀.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Yíya àwòrán jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, wọ́n dà máa ń ṣe lẹ́yìn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí mo wà nílé ìwé ẹ̀kọ́ gírámà, ní mo ti kọ́ bí wọ́n ti ń ya àwòrán. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ò dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ máa ń mú mí dùn nígbà tí mo bá ṣe àwọn eléyìí.

Ṣé ẹ̀yìn máa fọ́ ọ? Ẹ̀yìn máa fọ́ mi gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo bá ṣe iṣẹ́ tó pọ̀. Ìgbà yìí ni ẹ̀yìn máa fọ́ mi, ó de je nǹkan tí ò ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Ànígbà tí ẹ̀yìn bá fọ́ mi, màá lo àwọn oríṣiríṣi ògùn láti rí dájú pé gbogbo àwọn ẹ̀yìn fífọ́ yìí wọ́n wá sílẹ̀. Eyi, mo dẹ̀ máa ṣe ẹ ní gbogbo ìgbà náà láti rí dájú pé ẹ̀yìn fífọ́ yìí dá dúró.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn ni orin ìgbàgbọ́. Orin ìgbàgbọ́ jẹ́ orin kan tí ó dára tí gbogbo ènìyàn lè fẹ́ràn láti máà gbọ́ náà. Ó dẹ̀ jẹ́ orin kan tí ó lẹ́wà púpọ̀. Ìdí ni yí ni mo fi fẹ́ràn àwọn orin wọ̀nyí, torí pé ó jẹ́ ǹkan tí ó dára gidi, gidi tí wọ́n dẹ̀ máa ń ṣe.

Báwo ni o ṣe máa ń kojú ìdena ọkọ? Ìdena ọkọ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí eléyi bá lè jẹ́ ǹkan tí ó ṣẹlẹ̀ ní ojú gbogbo náà, mo rí dájú pé mo ṣe mo mojútò ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì ye na Ǹjẹ́ pé lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidi, gidi tí ó lè mú ọmọ náà dùn.

Ṣe o ni àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Oúnjẹ kan to jẹ́ wipé mo ní ìkórìíra nkan sí ohun ni oúnjẹ, to jẹ́ wípé à tí wọn o bá fi epo sí àwọn oúnjẹ wọ́n jẹ́ oúnjẹ kan tí mò fẹ́ràn láti máa jẹ ẹ́ gẹ́gẹ́ bí ènìyàn tí ó dẹ jẹ́ ǹkan tí kò dára náà si.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Àwọn ǹkan gbogbo tó yẹ kó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí ó pọ̀ díẹ̀, ó dà jẹ́ àwọn ǹkan tí ó dára tí ó dà tí ó jẹ́ pàtàkì, ó sì jẹ́ ǹkan tí ó máa ń mú jẹ́ kí inú mi dùn náà nígbà tí mo bá ní ààyè láti ṣe àwọn iṣẹ́ tí mo ní láti ṣe ní ọ̀nà tí kò tọ́, tì ní ọ̀nà tí ó yẹ, lè máa fún ọ ní ìtara ní ibi iṣẹ́.

Báwo ni o ṣe máa ń tọ́jú eekanna rẹ? Látí tọ́jú eekanna jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dà jẹ́ ǹkan tí mo máa ń ṣe. Gẹ́gẹ́ bí ènìyàn ní ore-kore náà, idi nìyẹn tí mo fi máa ń ṣe léyìí. Ni ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ, mo dẹ̀ máa dára kó mo ge eekanna mi ni àkókò, mo dẹ̀ yẹ kó mo mura náà láti fi àwọn ìdọ̀tí korò náà hàn.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí mo fẹ́ràn jọ gẹ́gẹ́ bí ènìyàn ni orin gbàgbọ́. Orin gbàgbọ́ jẹ́ àwọn orin kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo lè fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn ìdí nìyí. Torí pé àwọn orin wọnyí ni mo fẹ́ràn láti máa gbọ́ ní gbogbo ìgbà náà. Tódẹ̀ jẹ́ àwọn orin kan tí ó dára kí ènìyàn kí ó máa gbọ́ náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Ìṣẹ́gun ọdẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nígbà akẹ́yìn tí mo de se sílé nígbà tí mo wà ní kékeré. Nígbà yen lòhun to jẹ́ wípé èmi àti ẹ̀gbọ́n mi a máa ń lọ sí oko ọdẹ láti lọ ṣọdẹ. Eléyi dẹ́ je nǹkan tí mo féràn tí ó dẹ̀ dara lọ́pọ̀lọpọ̀ náà. Bá.

Ṣé o fẹ́ràn yíyàwòrán? Yíyàwòrán jẹ́ nǹkan tí ó dára kódà jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo bá ní àyè láti ṣe irú àwọn èlé yìí, mo máa ṣe dáradára náà pẹ̀lú ọkàn kan ni ó dè jẹ́ nǹkan tí àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí láti máa ṣe. Ìdí nìyen tí mo fi kọ́ eléyìí nígbà tí mo wà ní kékeré náà sì i.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ibi iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Àwọn ohun èlò tí yóò lè ṣe pàtàkì níbẹ̀ ni àkọ́kọ́ iná mọ̀nàmọ́ná. Iná mọ̀nàmọ́ná jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Àwọn ẹ̀rọ kọ̀m̀pútà àti lápútọ̀bù tó jẹ́ àwọn ǹkan kan tí mo máa ń lò náà tí yóò lè ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi náà.

Ṣé o ti, ṣe o jẹ́ ẹni tí o máa ń jí ní kutu-kutu? Láti máa jí ní kutu-kutu jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, mo dè máa ṣe léyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ nígbà tí mo jẹ́ ènìyàn tó máa ń jí ní dédé ago márùn-ún, ẹ ní òwúrọ̀ kutu-kutu láti ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe kí n tó múra láti máa lọ síbi iṣẹ́.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi. Omi jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de ye kí ènìyàn kí ó máa mú ní gbogbo ìgbà náà. Ìdí ni to je pé mo máa ń mú àwọn eléyi ní òrèkóòrè náà nígbà tí aye re bá ṣile fún mi láti ṣe eleyi nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn kí ó máa ṣe.

Báwo ni ọṣẹ máa ń jí ní òwúrọ̀? Mo jẹ́ ènìyàn tí a máa ń jí ní kùtùkùtù ní òwúrọ̀ ní dédé aago mẹ́fà. Nígbà tí mo bá jí, ǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń gbàdúrà. Nígbà tí mo bá gbàdúrà tán, mo máa tẹ ibùsùn mi dáadáa. Nígbà tí mo bá ṣẹlẹ̀ yìí tán, mo máa ṣe àwọn iṣẹ́ èlé tí mo lero láti ṣe. Ẹ̀yin lé ènìyàn máa mọ̀ ọ́n láti lọ síbi iṣẹ́ rẹ̀.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ nǹkan tí ó dára, mo dè máa ń lo eleyi gidi gidi nígbà tí mo bá bá àwọn ènìyàn tí ò pọ̀ sọ̀rọ̀. Ìgbàrí ni mo máa ń lo elee láti dájú pé àwọn ènìyàn gbọ́ àwọn ìlúwẹ̀ẹ́ àti àwọn nǹkan tí mò ń sọ ni dídara dídara tótẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà.

Ṣé o máa ń nu ara rẹ? Látí máa nu ara jẹ́ nkan tó ṣe pàtàkì, torípé lè jẹ́ ǹkan tí ó dára fún àgọ́ ara. Mò dẹ máa ń nu ara mi lóríkòrè, iyen nígbàtí m bá ji ní àárọ̀ kùtùkùtù. Ǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe léyìn tí mo bá ti gbàdúrà ni kí n nu ara mi nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn, ẹ̀fọ́ wo ni o fẹ́ràn oúnjẹ jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn oúnjẹ jù ni ẹ̀fọ́ úgú. Ẹ̀fọ́ úgú yìí jẹ́ ẹ̀fọ́ kan tí àwọn ìkálẹ̀ mọ́ sí ẹ̀fọ́ uroko, ó dà jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dẹ̀ wu mi láti máa jẹ ní gbogbo ìgbà. Nítorí pé ó fún n yan ní ẹ̀jẹ̀, ó de jẹ́ ẹ̀fọ́ kan tó dára.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mi jẹ́ àmì kan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ mọ eléyi bí pé àmì ìràwọ̀ mi ni àmì àpéròṣè. Àmì àpéròṣè jẹ́ àmì kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ ṣe pàtàkì tí àwọn ènìyàn dẹ̀ máa ń lò ní ìgbàkúùgbà náà láti fi ṣe nǹkan tí ó dára ní ayé wọn sẹ́yìn.

Ìgbà wo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Ìmọ̀tótó ilé jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Nítorí pé mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́, ìgbà tí èyí bá wà ní ìparí ọ̀ṣẹ̀, mo máa ń rí ààyè láti ṣe ìrọ́ àwọn iṣẹ́ báyìí. Ìgbà yẹn ni kọ́ ni mo dà máa ń ṣe, aàh, ìmọ̀tótó ilé mi ní ọ̀nà tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà ṣe ni.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo mọ iṣẹ́ fún wákàtí mẹ́wàá lójoojúmọ́, ó dà jẹ wákàtí kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n máa ń fún mi ní ààyè láti sinmi àti láti ṣe àwọn nǹkan tí ó tu ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí èniyàn éléyi dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn tí ó de dàra lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà náà.

Ẹ́rẹ́, ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni àwọn tí wọ́n máa ń ṣe eré orí ìtàgé. Àwọn ẹgbẹ́ orí ìtàgé jẹ́ àwọn ènìyàn tí wọ́n dẹ̀ máa ń ṣe, à, tí wọ́n máa ń ṣe eré tí ó dára, tí ó dẹ̀ máa ń mú inú ènìyàn dún, idi nìyẹn tí mo fi fẹ́ràn wọn. Ṣé.

Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Fóònù alágbèéká tí mo ń lò ni éleyí ti àmọ̀ ṣi, Android. Android jẹ́ fóònù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de máa ń ṣiṣẹ́ dáradára. Eleyì ni mo máa ń lò nígbà tí mo bá bẹ́ ṣe àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì sí mi tí mo dẹ̀ máa lò ní gbogbo ìgbà fún iṣẹ́ àti nínú ilé náà. Ṣé?

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára náà, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ má mú nú mi dùn. Ìdínní yẹn ni wọ́n ṣe máa ń lò tábìlì yẹn láti ṣe, láti kọ̀wé àti láti ṣe irú àwọn ǹkan tí ó tó ṣe pàtàkì.

Báwo ni ọ̀ se máa ń gba iyìn? Láti gba iyìn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dè máa n ṣe eleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ye. Nígbà tí mo bá ṣe iṣẹ́ tó dára rí, nígbà tí mo bá ṣe iṣẹ́ ọ̀tún, níbi iṣẹ́ ìgbàyìn, mo máa gba iyìn. Ó lè jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní òorekoore, ti o dẹ máa mú nu mi dùn gidigidi náà. Ó jẹ nǹkan tí mo máa ń ṣe léyé.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ìdájọ́? Àwọn èrò mi fún iṣẹ́ iwájú jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ó dejẹ́ àwọn nǹkan kan tí mo nífẹ̀ẹ́ sí náà. Ẹ̀rọ̀ mi láti rí i dájú pé mo kọ́ àwọn ìmọ̀ tuntun àti àwọn nǹkan tí wọ́n dára lọ́pọ̀lọpọ̀ àti àwọn irinṣẹ́ àti àwọn nǹkan èlò tí mo nílò láti rí pé ìṣe mi tẹ̀síwájú ní ọ̀nà tí ó dára púpọ̀ púpọ̀.

Ṣé ó máa ń fi tùràrí láti máa fi tùràrí jẹ́ nǹkan tó dára. Wọ́n dẹ̀ máa ń ṣe léèyí nígbà mìíràn tí ayọ̀ rẹ bá ṣiṣẹ́ lé ẹ wẹ́, nígbà tí wọ́n bá fẹ́ jáde kúrò nínú ilé àbí nígbà tí à efon tàbí àwọn nǹkan tí ó dára bá wà nínú ilé. Ìgbà yìí ni wọ́n máa ń fi tùràrí. Láti máa fin tùràrí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Látí máa rẹ́rìn-ín jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Àwọn nǹkan tó lè máa ń mú ẹ rẹ́rìn-ín lè jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀. Láàkọ́kọ́, mo fẹ́ràn láti máa rẹ́rìn-ín nígbà tí, àwọn nǹkan tí ó bá ṣẹlẹ̀ sí mi tó bá jẹ́ nǹkan tí ó mú mí dùn àti láti ṣe àwọn nǹkan tí ó tó ṣe pàtàkì ní gbogbo ìgbà náà lè jẹ́ nǹkan tí ó dára láti ṣe.

Ṣé o máa ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú àwọn ọjà jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dẹ́ máa ṣèléyí ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tó dára kí ènìyàn máa ṣe, à ní ìparí ọ̀sẹ̀ tàbí ní ìparí oṣù, a máa yọ ọjọ́ kan sílẹ̀ tí a máa fi ń ṣe àwọn ìtọ́jú ọjà nítorí ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì.

Ṣé o ti gun alùpùpù rí? Alùpùpù jẹ́ ọkọ̀ kan tó jẹ́ pé ó mo ti gun rí, ó dẹ̀ jẹ́ ọkọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ pé nígbà tí mo bá gun àwọn eléyì ó máa ń fún mi ní ìṣípayá ọkàn. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn geegee bí ènìyàn láti má gun náà. Ìdí nìyẹn tó jẹ́ pé nígbà tí mo bá fẹ́ lọ sí oko tàbí lọ sí ọjà, alùpùpù rí ní ǹkan tí mo máa ń gun.

Ṣé o máa wọ ìborùn? Ìborùn jẹ́ nǹkan tí ó dára. Ó dà jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi, nítorí pé nígbà tí oòrùn ti bá pọ̀, báyìí ni mo máa wọ ìborùn. Ó dà jẹ́ nǹkan tí mo máa ń ṣe pẹ̀lú ọkàn kan, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó lè yẹ kí ènìyàn kí wọ́n máa ṣe ní gbogbo ìgbà náà.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro láàrín àwọn elegbé? Ìṣòro láàárín àwọn elègbé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣètò eleyì ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí ìṣòro bá wà, mo máa ń rí i dájú pé mo ní ìpàdé ní orí àwọn ìṣòro yìí tí a dẹ̀ máa ń gbèrò láti rí i dájú pé à yànjú àwọn ìṣòro wọ̀nyí dáradára ní ọ̀nà tó tọ́.

Bawo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Látí rí dájú pé ọjà dára jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe léyì ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó ìyẹ́. Láàlákọ́kọ́, mo máa ń pe àwọn oníbàárà tuntun, mo máa rí pé mo ṣàṣà wò, àṣàyẹ̀wò ọjà mi láti rí pé mo ra ọjà tí ó dára. Léyì dẹ̀ jẹ́ lára àwọn ǹkan tí ó máa mú mí dùn ní òrékoore nígbà tí mo bá sè é.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Tea jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, wọ́n lè jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa mú lọ́run, ìdí nìyí tí ó pẹ́ lórí pé nígbà tí mo bá fẹ́ ṣe nǹkan, tea ni mo fẹ́ràn láti máa mú. Ode jẹ́ nǹkan tí ó máa ń fún mi ní okun àtàgbà nílùú òwúrọ̀ nígbà tí mo bá nílò láti ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà ṣe.

Nígbà wo ni o kányìn lọ sí ilé oúnjẹ? Ìgbà káàyìn tí mo lọ sí ilé oúnjẹ ni ìgbà kan tí mo dé láti ibi iṣẹ́ tí kò dẹ̀ sí oúnjẹ ní ilé. Ìgbà yìí ni ìgbà tí mo lọ sí ilé oúnjẹ. Eléyìí jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára náà nítorí pé ó jẹ́ ìgbà kan ní ọ̀sẹ̀ tí ó kọjá ni mo ṣe eléyìí.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Láti máa fọ aṣọ, mo máa ń fọ aṣọ ní ìparí ọ̀sẹ̀. Eyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe léyìí ní òrékórè náà nitorí pé ó jẹ́ ǹkan tí ó tọ́, o de jẹ́ ǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe. Idí niyẹn tí mo fi máa ń ṣe àwọn eleyi, ò dẹ̀ jẹ́ lára àwọn ǹkan tí ó máa ń múnu mí dùn nígbà tí mo bá ṣe wọn náà síbẹ̀.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo lè máa ṣe léye lórí kórè nígbà tí ayẹre bá ṣẹ́ ṣílẹ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe, à, pẹ̀lú àwọn alábàgbé, àwọn ènìyàn tàbí àwọn ọ̀rẹ́ náà, àwọn eléèni mo máa ń ṣe ìpè fídíò nígbà tí ayẹre bá ṣẹ́ ṣílẹ̀.

Báwo ni ọṣẹ máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Láti dáhùn fóònù ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Òde máa ń ṣe éleyi ní ọ̀àn tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Àwọn ilé-iṣẹ́ lòdì sí láti máa gba fóònù ní ibi iṣẹ́. Modẹ máa n rí dájú pé mo máa ń gba fóònù ní àkókò tí aye rẹ bá ṣí sílẹ̀ láti ṣe ìró àwọn ẹlẹ́yini.

Kí ni ò máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Nígbà tí mo fẹ́ lọ sùn, mo fẹ́ran láti máa wọ aṣọ alẹ́. Aṣọ alẹ́ jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó fẹ́lẹ́, tọdẹ máa ń fún èèyàn ní àyè láti sùn dáradára. Idi niyẹn tí mo fi fẹ́ran aṣọ yìí, òun ni mo dẹ̀ fẹ́ran láti máa wọ̀ ní gbogbo ìgbà náà. Tọdẹ jẹ́ aṣọ kan tí ó dára gidigidi ni iṣẹ́

Ṣé m máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Láti máa jẹun nínú ọkọ̀ mi kì í ṣe nǹkan tí ó burú. Nígbà tí aye rẹ̀ bá ṣí sílẹ̀, mo máa ṣe eléyìí ní gidigidi. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà. Nígbà tí mo bá, à, nígbà tí mo bá wà nínú ilé tí ò bá ṣàyè láti jẹun, ìgbà yìí ni mo máa jẹun nínú ọkọ̀ mi tí ó dẹ̀ dára.

Kíni mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun nígbà tí mo bá wà sí ọṣẹ tuntun, mo máa rí i lẹ́yìn pé òṣìṣẹ́ tuntun ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe iṣẹ́ tí mo fẹ́ fún wọn. Wọn jẹ́ àwọn ènìyàn tó ní, à, ìgboyà àti wọ́n sì máa ń ṣiṣẹ́ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Eleyii rẹ̀ jẹ́ nǹkan tí mo máa wà ní gbogbo ìgbà náà tí mo bá n wà ósìsẹ́ tuntun.

Nígbà wo ni o kẹ́yìn kó ǹkan tuntun ní ibi iṣẹ́? Láti kó ǹkan tuntun ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Tó jẹ́ pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára. Ìdí nìyìí tí mo fi máa ń ṣe àwọn eléyìí nítorí wípé ǹkan tí ó kàn ni kí ènìyàn kí ó máa ṣe.

Ṣé o fẹ́ràn rin òkè? Látì rin òkè jẹ́ nǹkan tí mi o fẹ́ràn láti máa ṣẹ̀. Nítorí pé mo jẹ́ ẹnìkan to jẹ́ pé ẹ̀ru máa ń bà mí tí ó bá ti wá sí ibi òkè. Nipa idi ẹ̀yi lo fà to jẹ́ pé nígbà tí n bá ṣe àwọn nǹkan kan mi ò fẹ́ràn láti máa rin òkè torí pé ó jẹ́ nǹkan tí mi ò nífẹsí gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo wà ní kékeré.

Irú ojú ọjọ́ wò ni ò fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà tí òjò bá rọ̀. Ìgbà tí òjò bá rọ̀ ni ìgbà kan tí mo fẹ́ràn tẹ́ẹ́ pé, inú ilé máa ń dùn gidigidi láti ṣe àwọn iṣẹ́ tí ó pò, àti láti ṣe àwọn nǹkan tí mo ní ó ṣe náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Ìgbà yìí jẹ́ ìgbà kan tí ó dára ti ó dẹ̀ wúmí dáadáa ní gbogbo ìgbà náà.

Ṣé màá kọ̀wé pẹ̀lú ọwọ́? Àti máa kọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣẹlẹ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Idí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ilé yìí ní gbogbo ìgbà tí mo dẹ̀ máa ń rí bí mo máa ń ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Alátì máa kọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ nǹkan tí ó dára tí mo dẹ̀ ti ń ṣe.

Ṣé o máa ń sáré? Látí máa sáré jẹ́ ǹkan tí ó dára. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà, mo máa ń lọ fún ìdíje fún àwọn tí ó máa ń sáré. Nígbà náà lọ́un, mọdé máa ń gba ipò tí ó dára náà. Nípa ìdí èyí, láti máa sáré jẹ́ ǹkan tí ó dára tó dé yẹ kí ènìyàn máa ṣe, nítorí pé ìdárayá ni tí ó ṣe pàtàkì.

Ṣé o mọ--Ṣé o fẹ́ràn ìràwọ̀ ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ́lẹ̀ òwúrọ̀ ni mo fẹ́ràn jù nítorí pé ìmolẹ̀ òwúrọ̀ ní àwọn ǹkan tí ó dá nínú. Ó dẹ̀ máa ń ṣe àwọn ènìyàn ní oore lára náà. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn ìràwọ̀ yìí. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Ṣé WiFi rẹ yára tó? WiFi mi jẹ́ nǹkan tí ó yára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa lò ní gbogbo ìgbà náà láti ri pe gbogbo àwọn nǹkan tí mo n ṣe ń tẹ̀síwájú. WiFi mi yára gidigidi, óun ni mo dẹ̀ máa lò láti fi gba àwọn nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì àti ní orí Social media náà, ìdí nìyi tí mò ń sọ pé ó dára.

Báwo ni o ṣe máa ń ṣe irú rẹ. Láti máa ṣe irun mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo máa gé irun mi ní gẹ́gẹ́ bí ọdọ mo dé ọkùnrin. Mo dà máa ń ṣe eléyìí ní ìgbà mẹ́-mẹ́ta ní oṣù kan. Eléyìí jẹ́ nǹkan tí mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ tó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi láti rí dájú pé irun mi wà ní dídára dídára.

Ṣé o ní agbála ọjọ́? Agbála ọjọ́ jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì mọ̀ dẹ̀ ní eléyìí gẹ́gẹ́ bí ènìyàn láti fi ṣe àwọn nnkankan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn nọ́mbà yii ni mo máa ń lò lóorekọ̀ore nígbà tí mo bá nílò láti jókòó sí ìta àti láti wo àwọn ìràwọ̀. Ìgbáyi ni mo máa ń jókòó tódẹ̀ jẹ́ ǹnkan tó dára.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Ìmúdójúìwọ̀n software jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà. Ìdí tí mo fi máa ń ṣe àwọn eléyìí nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn tí mo nífẹ̀ẹ́ sí. Wọ́n le jẹ́ àwọn ènìyàn kan tó ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe àwọn nǹkan tó ṣe pàtàkì ìdí nìyẹn tí mo fi nífẹ̀ẹ́ sí wọn. Wọ́n de mọ̀ wọ́n dáradára, nítorí pé ajọ́ máa ń gbìmọ̀ pọ̀ ní gbogbo ìgbà láti ri dájú pé àdúgbò wa ní ìlọsíwájú ní oorekoọ̀re náà.

Ṣé o máa ń rántí àlá rẹ? Àlá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń rántí àlá mi dáradára. Nítorí pé ní òrékoore, àwọn àlá wọ̀nyí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Nígbà tí mó bá dẹ̀ láàlá, mo máa ń rí i dájú pé mo kọ àwọn àlá wọ̀nyí sílẹ̀ nígbà tí mo bá jí. Elẹ́ẹ̀yìí ni mo máa ń ṣe láti rí i dájú pé màá rántí àlá mi.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza gẹ́gẹ́ bí ènìyàn, wọ́n ni àwọn bíi ẹran tí wọ́n dín, àgbàdo tútù àti nǹkan tí àwọn oloyinbo mọ̀ sí crispy bacon. Crispy bacon jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dè n wu mi ní oorekoòrè nígbà tí mo bá ra pizza.

Ṣé etí rẹ dára? Etí mi dára lọ́pọ̀lọpọ̀. Ó lè jẹ́ ǹkan tí ó máa ń múnú mi dùn. Ó lè jẹ́ ǹkan tí ó dára náà. Ìdí níyèn tó jẹ́ pé nígbà tí mo bá ń ṣe àwọn nǹkan kan, ó jẹ́ ǹkan tí ó dára. Ó dè jẹ́ ǹkan tí ó máa ń múnú mi dùn gidigidi.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ita gbangba? Iṣẹ́ ita gbangba kì í ṣe nǹkan tí ò burú nígbà tí mo bá ní isẹ́. To bá je pé iṣẹ́ ita gbangba ni, mo màá gbà á pẹ̀lú ọkan kan mo dè máa ṣe é dáradára náà. Bí ó pé iṣẹ́ ita gbangba jẹ́ ǹkan tí ó dára tí kò burú tí ó dè ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe é.

Ṣé o mọ bere ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Láti bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ma nri dáju pé mo ṣe lèyí nígbà tí mo bá lọ sí ibì kan tó bádi wá rípé pé mo ṣìnà. Máa rí pé mo bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn elèyí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo máa ń ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Eléyìí dẹ̀ jẹ́ lára àwọn ǹkan tí o máa ń múnú mi dun.

Ṣé o máa dé ní àkókò? Látí máa dé ní àkókò jẹ́ ǹkan tó jẹ́ pàtàkì. A de ma máa ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Látí máa dé ní àkókò jẹ́ ǹkan tí mo fẹ́ràn. Nígbà tí àwọn ènìyàn bá pè mí síbí kan àbí nígbà tí mo bá fẹ́ lọ síbí kan, wọ́n máa rí pé mo dé bẹ́ẹ̀ ní àkókò. Láti ri dájú pé mi ò fi àkókò àwọn ènìyàn ṣọ̀fọ̀.

Ṣé òun máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Láti máa kọ àwọn ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Wọ́n òdọ̀ máa ń kọ́ wọn. Àwọn ǹkan kan tí ó ṣe pàtàkì sí mi náà, àwọn ilé ìwé máa ń kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára, ó le jẹ́ àwọn ǹkan tí ó wù mí láti máa ṣe. Ni gbogbo ìgbà náà, ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ilé yìí.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Láti máa sùn ní ọ̀sán jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà mí tí aye rẹ̀ bá ṣi ṣílẹ̀. Ó lè jẹ́ ǹkan tí ó dára náà láti máa ṣe. Nípa ìdí èyí, mo máa ń sùn ní ọ̀sán nígbà mí boya nígbà tí mi o bá wà lẹ́nu iṣẹ́ tàbí nígbà tí mo bá wà nílé. Ìgbà yí ni mo máa ń sùn, ìyẹn ní ọ̀sán.

Ìgbà mélòó ni o máa ń wo ojú aworan lójoojúmọ́? Ẹ̀leyi èyí jẹ́ ǹkan tí ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń ṣe lẹ́ẹ̀ náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó ye. A mo jẹ́ ènìyàn tó máa ń ṣiṣẹ̀ pelu óju awọ́rán àmọ́ mo maa n ri dájú pé mo fi ìjánu ṣi ní òrèkóòrè náà nígbà tí mo bá ṣe elẹ́yi.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sìn? Nígbà tí mo bá ń sìn, màá tọrọ àforíjì àbí ìdáríjì. Àṣà ẹlẹ́yii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dè ye kí àwọn ènìyàn kí wọ́n máa ṣe náà. Elẹ́ni, mo dà máa ń ṣe lóre kore nígbà tí mo bá rí pé mo ṣẹ̀ṣẹ̀ sí àwọn ènìyàn àbí nígbà tí mo bá rí pé mo ṣe àwọn nǹkan tí kò dára gidigidi gẹ́gẹ́ bí ènìyàn.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Agogo ìjí mi jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì sí mi. Mo máa dà ṣètò agogo ìdí mi sí ní dédé. Agogo, a máa ń rùn àárọ̀ kùtùkùtù. Nítorí pé ìgbà yẹn ni mo máa ṣebù àwọn nǹkan tí mo nílò láti ṣe. Nígbà tí mo bá parí rẹ̀ ni mo máa ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe láti lọ síbi iṣẹ́.

Kí ni àwọn ohun tó n wà tó wà nínú àpò-owó rẹ? Àpò-owó mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Àwọn ǹkan tí ó de po ó n de wà nínú rẹ̀. Láàkọ́kọ́, àpò-owó mi jẹ́ ibi kan tí mo máa ń fi owó sí. Ó jẹ́ ibi tí mo bá fi káàdì ìṣe sí. Àwọn ilé ìfẹ́ ni àwọn ǹkankan tí mo máa ń fi sí àpò-owó mi ní ìgbà kúùgbà.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Àwọn ìpàdé mi pẹ̀lú oníbàárà jẹ́ àwọn ìpàdé kan tí ó ṣe pàtàkì tó yẹ pé láti múra sílẹ̀. Ó lè jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ọ̀na tio tọ́ àti ní ọ̀na tó yẹ. Mo máa rí i dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo ní ṣe ní àkókò àti láti ríi dájú pé gbogbo àwọn nǹkan tí mo ní ṣe náà ń tẹ̀síwájú ní dídárádídára.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Àwọn áàpù tí mo máa ń lò jù gẹ́gẹ́ bí ènìyàn oùn ni àwọn WhatsApp tàbí àwọn Instagram àti Facebook. Nítorí pé àwọn áàpù yìí jẹ́ áàpù kan tí ó dára tí mo dẹ̀ màá lò ní oríṣiríṣi ọ̀nà láti ṣe ìpolówó àti láti ṣe àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé ọ mọ fi aṣọ ìbora bora nígbà tí o ba ń sùn? Nígbà tí mo ba ń sùn, mọ máa ń fi aṣọ ìbora-bora. Nítori pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó de jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn kí ó máa ṣe na Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí láti fi dájú pé gbogbo mi wà ní pípé àti ìdáàbòbò.

Ṣé o ní ọgbà? Ọgbà jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ ní ọgbà bí mo ṣe wá yí sí ilé mi. Ọgbà yìí ni mo máa ń lò tí mo máa ń gbin àwọn ǹkan oríṣiríṣi ǹkan sí àti àwọn ǹkan tí ó ti dára náà tí mo dẹ̀ máa ń lò ní ọ̀rọ̀ gbàkúgba náà láti dárí gbogbo àwọn ǹkan tí mò ń ṣe dára àti àwọn oríṣi ǹkan ọ̀gbìn.

Bawo ni o ṣe máa ń wá àwọn èrò tuntun wá? Lati mú àwọn èrò tuntun wá jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe èleyi ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Aláàkọ́kọ́, mo fẹ́ràn láti máa ríi dájú wipe mo kàwé, mo ṣe ìwádìí, mo dẹ̀ ṣe àwọn iṣẹ́ àkànṣe ní orí àwọn ǹkan kan tí mo bá nílò láti ṣe náà.

Ṣé o máa pa àwọn, ṣe o máa pe àwọn oníbàárà tuntun? Láti pe àwọn oníbàárà jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Wọn òdẹ̀ máa ń ṣe lẹ́ẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nítorí pé eléyìí máa ń jẹ́ kí ọ̀já gbòrò sí i, ó dà máa jẹ́ kí gbogbo àwọn nǹkan náà kí ó tẹ̀síwájú. Èyí ni ẹ̀yàn tí mọ fi máa ń ṣe élẹ́ẹ̀ ní ọ̀nà tó tọ́

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ìròyìn? Eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ tì ṣe eleyi rì gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé eleyi jẹ́ nǹkan tí ó dára láti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò. Ó jẹ́ nǹkan tí mo ti ṣe rí, ó de jẹ́ nǹkan tí ó mú inumi dùn nígbà tí mo ṣe é nítorí kó fún mi ní àlàáfíà àti ó dára.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Ojú òpó ayélujára tí mo wa jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀, ó dè jẹ́ ǹkan tí ó dara lọ́pọ̀lọpọ̀ náà. Láàlá kọ̀ko mo wà ní orí Facebook, orí Instagram àti orí Twitter. Àwọn ojú òpó ayélujára yìí ni mo wà to je wipe mo dè má n gba àwọn ìpè tí ó pọ̀ láti ibẹ̀ fún iṣẹ́ àti ọjà náà.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ibìkan tí ó ṣe pàtàkì, mo dà má ń lọ síbẹ̀ ní gbogbo ìgbà náà. À láti máa lọ sí ilé ìjọsìn jẹ́ ǹkan tí ó dára, à láti lọ gbàdúrà àti láti lọ ṣe àwọn ǹkan kan tí ó tó ṣe pàtàkì náà. Idí nìyẹn tó jẹ́ kí mo máa ń lọ sí ilé ìjọsìn yẹn ní gbogbo ìgbà.

Oṣù wo ni a bí o? Oṣù ta bí mi ni oṣù kejì ọdún, ìní oṣù February. Oṣù díẹ̀ jẹ́ oṣù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí inú mi máa ń dùn, tí mo dà máa ń ṣe nǹkan ọ̀tún náà. Oṣù yìí jẹ́ oṣù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ìdí nìyẹn tí mo fi féràn oṣù yìí. Ó dàjẹ́ jẹ́ oṣù kan tí mo máa ń ṣe àwọn nǹkan ọ̀tún náà. Ó dàjẹ́ jẹ́ oṣù kan tí ó dára.

Níbo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ni etíkun. Etíkun jẹ́ ibi kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, ṣùgbọ́n jẹ́ ibi kan tí ó máa ń múnú mi dùn gidi, gidi náà. Èdè ìṣẹ̀lẹ̀ yìí ń fa tí láì pé, ibi báyìí ni mo fẹ́ràn láti máa lọ ní gbogbo ìgbà tí ayọ̀ rẹ̀ bá ṣẹ́ ṣílẹ̀ fún mi. Rárá, ngbà tí ó bá wù mí láti jáde.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Nígbà tí mo bá sùn, ko kí ń rọrùn, nítorí pé eleyi jẹ́ nǹkan tí kò dára, tí kò de bojú mu àti ó kún díẹ̀ káàtò. À, nígbà tí mo bá sùn, mo máa rí i dájú pé mi ò kí ń rọrùn, kí í ṣe ǹkan tí mo fẹ́ràn láti ṣe. À, ǹkan tí ó fàá nìyẹn, torí pé tí mo bá sùn, mi ò kí ń rọrùn.

Ṣé o ní ìwà tí ó dára nígbà tí o bá jẹun? Nígbà tí mo bá jẹun mo ní ìwà tí ó dára. Eléyìí dẹ̀ jẹ́ lára àwọn ǹnkan tó jẹ́ kí àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí mi, tó dẹ̀ jẹ́ ǹnkan tó ṣe pàtàkì sí mi náà. Nígbà tí mo bá jẹun, mo máa ń ri dájú wipé mi ò kì n ṣọ́ro, mi ò kì n pariwo, mi ò dẹ̀ kì n jà àwọn ẹlẹ́yii ní ìwà tí ó dára tí mo máa ń hù nígbà tí mo bá ń jẹun lọ́wọ́.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Lati rìnrìn àjò lọ sí ìlú mìíràn jẹ́ nǹkan tí mo ti ṣe rí, ó de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣe náà gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo wà, nígbà tí mo wà ní oṣù tó kọjá, mo ṣe irin àjò lọ sí ìlú mìíràn, tó de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó de dára ni tí mo lọ ṣe.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ẹlòmíràn? Láti fẹ́ iṣẹ́ mi sí ilu míràn kì í ṣe nǹkan tí ó burú tí àyè bá dẹ̀ ṣò sílẹ̀ láti ṣe àwọn ẹlẹ́ yìí, mo máa ṣe é nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe ìdí nìyàn tí mo fẹ́ ṣe lẹ́yìn. Bí m'bá ní àyè, mo máa fẹ́ iṣẹ́ mi sí ẹilu míràn.

Ki o ni ẹranko ọsin, mo ni ẹranko ọsin bi mo ṣe wa ri. Ẹranko ọsin ti mo dọ ni ajá. Ajá jẹ́ ẹranko ọsin kan tí mo fẹ́ràn gidigidi nítorí pé ọún jẹ́ ẹran tí ó máa ń gbóòórùn níyanlénu tó dè máa ń ṣe àwọn nkankan tí ó nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ wọn kò burú. Wọn dè máa ń rí dájú pé wọ́n ṣe ìdáàbò bo orí ilé náà.

Nígbà wo ni o kẹ́yìn ní alábúrúkú? Alábúrúkú jẹ́ ǹkan tí kò dára kí ènìyàn kí ó ní. Ìgbà kẹ́yìn tí mo dè ní alábúrúkú, òun ni ìgbà tí mo wà ní kékeré. Nígbà yen lọ́hun, nígbà tí mo dé láàlá yìí, a gba àdúrà lórí rẹ̀. Ìgbayen de jẹ́ ìgbà kẹ́yìn tí mo lá alábúrúkú ní ayé mi náà.

Irú aṣọ wo ni o fẹ́ran wọ̀? Aṣọ tí mo fẹ́ran wọ̀ gẹ́gẹ́ bí ènìyàn ohun ni aṣọ tí oba fẹ́lẹ́. Àwọn aṣọ wọ̀nyí jẹ́ aṣọ kan tó dára tó jẹ́ pé nígbà tí ènìyàn bá wọ̀ ò ko kí ń mú oru mú ènìyàn dína tó jẹ́ pé àwọn aṣọ yíi mo fẹ́ran láti máa wọ̀ ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ènìyàn, o dẹ̀ jẹ́ àwọn aṣọ kan tó dára.

Ṣé o máa ń wọ fìlà? Látí má wọ fìlà jẹ́ ǹkan tí ó dára, mo dà máa ń ṣe e léè ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí pé léè jẹ́ wà lára àwọn ǹkan tí ó máa ń mú nu mí dùn. Gẹ́gẹ́ bí ènìyàn náà, èdè nìyàn tí mo fi máa ń ṣe léè ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó ṣe yàn án, mo dà máa ń fi wá pamọ́.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ìkíni jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn náà. Nigba mii tí mo bá fẹ́ kí àwọn ènìyàn ìgbà mii má tan ìkíni lórí phone mi ó dẹ̀ jẹ́ pé nǹkan tí mo máa ń ṣe pẹ̀lú ọkọ̀ kan eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì láti máa ṣe ní gbogbo ìgbà náà, nítorí pó jẹ́ nǹkan tí ó dára láti ṣe.

Ṣé o ti lọ sí Àgọ̀ rí? Àgọ̀ jẹ́ ibi kan tí mo ti lọ rí gẹ́gẹ́ bí èèyàn nígbà tí mo wà ní kékeré. Ó jẹ́ ìgbà kan tó jẹ́ wí pé mo ti lọ sí Àgọ̀ rí. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nígbà lọ́hùn tó pé mo lọ bá àwọn ìyá mi tí mo lọ bá wọn ṣiṣẹ́ ní oko nígbà lọ́hùn. Ó dẹ̀ ẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà.

Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́? Látí máa mú Ògùn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì àmọ́ mi ò kí ń ṣe éleyii lójojúmọ́ nítorí pé nígbà tí ó bá pọ̀ jù ó jẹ́ ǹkan tí kò dára ní ara ènìyàn ìdí nìyẹn toje wí pé láti máa mú Ògùn lójoojúmọ́ kì í ṣe ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí pé Ògùn díẹ̀ káàtò nígbà tí ó bá pọ̀ jù lára ènìyàn.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Àwọn alábàáṣiṣẹ́pọ̀ jẹ́ àwọn ènìyàn tí ó ṣe pàtàkì. Mo de máa ń yan àwọn ẹleyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹn náà nítorí pé eléyìí ni àwọn kankan tí wọ́n nílò láti máa ṣe láti rántí pé wọ́n ní ìmọ̀ àti ọ̀nà láti ṣe iṣẹ́ síwájú náà ṣii.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n nílé rẹ? Àwọn ẹ̀rọ ọlọgbọ́n jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dà ẹ́ ní eléyìí sí ilé mi náà nítorí pé ilé jẹ́ nnkàn tí rò ṣe pàtàkì tí ó dà dára. Èdè nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ìyè náà. Ilé jẹ́ nǹkan tí ó tó ṣe pàtàkì.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lọjọ́jumọ́? Láti fọ ọwọ́ lójojúmọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo de má ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí òye náa. Láàkọ́kọ́, nígbà tí mo bá jí ní àárọ̀, mo mọ̀ dájú pé mo máa fọ ọwọ́, àti nígbà tí mo bá fẹ́ jẹun, mo máa fọ ọwọ́ náà. Mo ṣà ń fọ ọwọ́ nígbà tí ó bá yẹ kí n fọ ọwọ́

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Láti ṣí fèrèsé ọkọ̀ kì í ṣe nǹkan tí ó burú, àmọ́ mo máa ń ṣe lẹ́ẹ̀yìí nígbà tí ó bá yẹ kí ń ṣe ni, bóyá nígbà tí àwọn nǹkan kan bá ṣẹlẹ̀, tàbí nígbà tí iṣẹ́ bá pọ̀ ní ọwọ́, àbí nígbà tí òru bá wà. Ìgbà yi ni mo máa ń ṣí fèrèsé ọkọ̀ ṣẹlẹ̀

Nígbàwò ní o kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ gùn eléyi rí ní ọ̀nà tí ó pọ̀ dáradára nígbà tí mo ṣe wà nígbà yen lohun. Nígbà tí n bá fẹ́ lọ sí ọjà, o jẹ́ ìgbà kẹ́yìn tí mo gùn ọkọ̀ akẹ́rù. Ó dẹ̀ jẹ́ ǹkan ọkọ̀ akẹ́rù de jẹ́ ọkọ̀ kan tí ó dára lọ́pọ̀lọ̀pọ̀.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Láti bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́, ṣiṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ máa ri pe mo maa ń lo ọkàn kan, ìmọ̀ kan àti láti ríi dáju wipé gbogbo àwọn nǹkan tí mò ń ṣe tẹ̀síwájú náà, ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eleyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ dáradára kí nnkan kan má tẹ̀síwájú. Ìgbá.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àwọn àlọ́ apanilẹ́rìn jẹ́ àwọn àlọ́ kan tí ó dára, tí ó dè ṣe pàtàkì ná. Mo ń dẹ̀ fẹ́ràn àwọn àlọ́ yìí ní gbogbo ọ̀nà yìí nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. Idi ni yen tí mo fi fẹ́ràn àwọn àlọ́ yìí. Àwọn àlọ́ apanilẹ́rìn jẹ́ àlọ́ kan tí ó dára tí ó lè yà kí àwọn ènìyàn kí wọ́n gbọ́ ní gbogbo ìgbà.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní pópó náà? Látí ra oúnjẹ ní pópó náà jẹ́ nkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Aá a, àmọ́ ó ní irú àwọn oúnjẹ tí mi ò kí ń rà. Tó bá jẹ́ pé àwọn oúnjẹ tí wọ́n ń ṣe mi ò kí ń rà, àmọ́ tí bá pé àwọn oúnjẹ bí ìpanu, màá ra wọ́n léyín ní pópó náà náà.

Kí ni o máa ṣe nígbà tí o bá dúró de nǹkan? Nígbà tí mo bá dúró de nǹkan, mo máa rí dájú pé mo fi ọkàn balẹ̀. Ìfọkànbalẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Àti mo dẹ̀ máa rí dájú pé mo ní èrò, èrò tí ó dára nínú. Nígbà tí mo bá dúró de nǹkan náà, àwọn eleyi máa ń rí pé mo ṣe ní gbogbo ìgbà náà. Nígbà tí mo bá dúró de nǹkan yí torì pe ò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Ṣé o máa kọ lẹ́tà fún àwọn ènìyàn? Látí kọ lẹ́tà fún àwọn ènìyàn kì í ṣe nǹkan tí ó burú. Mo dẹ̀ máa ń ṣe é nígbà mẹ́ẹ̀ tí ayé rẹ̀ bá yọ fún mi látí ṣe é, látí fi ìfẹ́ hàn àti látí ṣe ìrònú ọkàn mi fún àwọn ènìyàn náà. Ìdí nìyí tí mo fi máa kọ lẹ́tà fún àwọn ènìyàn, ó de jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè.

Ṣé o má, ṣe o máa wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo de máa wọ ago ọwọ́ dáradára, nítorí pé nígbà tí ènìyàn bá wọ ago ọwọ́, ó máa jẹ́ kí ènìyàn lẹ́wà, ó máa jẹ́ kí ènìyàn mọ̀ akókò, ó dà máa jẹ́ kí ènìyàn, àn, jáde ní ọ̀nà tí ó pé gẹ́gẹ́ bí ènìyàn náà.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi gẹ́gẹ́ bí ènìyàn ni yàrá tí mò ń sùn sí. Yàrá ibùsùn mi jẹ́ yàrá kan tí ó dára tí inú mi jẹ máa ń dùn lóòrèkóòrè nígbà tí mo bá wà níbẹ̀ torí pé ó jẹ́ yàrá kan tí ó tutù, tí ó lẹ́wà, tí ó de dàra gidigidi náà. Torí pé nígbà tí mo bá sùn síbẹ̀, mo máa fọkàn balẹ̀, mo de máa ní àlàáfíà. Ṣé.

Ṣé ọ máa rìn ní àlàáfíà? Láti máa rìn ní àlàáfíà jẹ́ nǹkan tó dára, mòdẹ̀ máa ń ṣe eléyìí ní gbogbo ọ̀nà, ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Láti máa rìn ní àlàáfíà jẹ́ nǹkan tí ó yẹ kí àwọn ènìyàn kí wọ́n máa ṣe. Idi ni yẹn tí mo fi máa ń ṣe eléyìí ní gbogbo ìgbà, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi náà ṣe.

Ṣé o máa n di ọjà aabọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń ṣe àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì. Àbí nígbà tí mo bá rí àwọn nǹkan tí ó wù mí láti rà náà, mo máa ń jáde kúrò nínú ọkọ̀ láti ra wọ́n. Nítorípé eléyìí jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ máa mú mí dùn nígbà tí mo bá ṣe ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí.

Ìgbà mélòó ni oúnjẹ ọ̀sán rẹ máa ń gbà? Oúnjẹ ọ̀sán mi máa ń gbà, à, wákàtí, a, ẹyọkan, but nítorí pé ìgbà yìí ni wón máa ń fún wa ní ibiṣẹ́. Odẹ jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ràn gidigidi to je pé ìgbà yẹn ni mo máa ń lò láti fi sinmi àti láti fi ṣe àwọn nǹkan kan tí ó tún ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà.